Oṣù wo ni a bí mi? So, ta bá ní ká wò dáadáa, ta bá ní ká wò finifini, ta bá ní ká fi ojú inú wo. So òun náà ní pé oṣù tó bí mi náà ni oṣù kejìlá. Oṣù kejìlá ìyẹn twelfth month tá mọ̀ sí, eh, ọpẹ́. Ọpẹ́ gẹ́gẹ́ bí a ti ṣe ní ní èdè òyìnbó náà la ní àwọn oṣù ní èdè Yorùbá. Àkọ́kọ́ nínú ẹ̀ náà ni ọwàrà láti bí, eh, oṣù àkọ́kọ́ títí dé oṣù òparí ta mọ̀ sí ṣẹẹrẹ. Eré lé eré náà, igbe, ebibi, okudu, agẹmọ, òkú, ọwẹ́wẹ, ọwàrà, bèlu, ọpẹ́. So ọpẹ́ náà ni oṣù ẹlẹ́ẹ̀ tí a bí mi. So ó dẹ̀ jẹ́ oṣù kan lè tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Látara pé àwọn oríṣìíríṣìí packages, àwọn oríṣìíríṣìí ẹ̀bùn, àwọn ǹkan mìíràn, ó tẹ̀túá jẹ́ oṣù ẹlẹ́ẹ̀ tí a bí mi. Òun náà ni ó jásí pé kí ni wọ́n máa ń ṣètò rẹ̀. Pápa jù lọ àwọn ilé iṣẹ́ ńlá, àwọn ilé iṣẹ́ àdáni, àwọn ilé iṣẹ́ ìjọba, kódà tó fi mọ́ àwọn ilé ìwé. Ó jẹ́ oṣù kan lè tí wọ́n máa ń pàtàkì àwọn tó jẹ́ bí òṣìṣẹ́ wọn. Wọ́n máa ń pàtàkì wọn, so wọ́n máa ń fún wọn ní bí ẹbùn, ẹbùn ìparí ọdún. Bẹ́ẹ̀ ni, oṣù náà ni àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa. Kódà ẹlòmíìgan ìgbéga lẹ́nu iṣẹ́ inú oṣù yẹn náà ló máa ń tí ń ṣẹlẹ̀. Kódà ẹlòmíìgan látara pé ó ti ní ǹkan tó jẹ́ pé ó ti ń fojú sún tẹ́lẹ̀. So inú oṣù náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíìgan máa ń sábà ṣe irú nǹkan báyìí. Bẹ́ẹ̀, ẹpápa jù lọ. Bẹ́ẹ̀ náà dẹ̀ tún ní pé kí ni àwọn nǹkan mìíràn wà tó jásí pé kí ni èèyàn lè fẹ́ ṣe láti bí a bí i. Oṣù kìíní títí dé oṣù kẹrinlá tí ó ní bọ́si. Inú oṣù ìkọò, ó jẹ́ oṣù kan lè tí ó jásí pé ó máa ń sábà, ó máa ń sábà bọ́si látara pé kí ni ó jẹ́ ìparí oṣù nínú ọdún. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni pé kí ni àwọn ọjà, àwọn ọjà ó máa ń tún ṣe pé kí ni ó máa ń, ó máa ń díwọ́ díẹ̀ látara pé àwọn ọlọ́jà nǹkan wọ́n máa ń fẹ́ ta oríṣìíríṣìí àwọn nǹkan tí wọ́n bá ní ní orí igbá látara pé wọ́n fẹ́ jẹ́ kí irú àwọn nǹkan bẹ́ẹ̀ kọ́ ò kí ó, kí ó wọ inú ọdún tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ǹkan tó jẹ́ kí ǹ yà síbẹ̀ náà ni pé mo fẹ́ jẹ́ kí ó mọ pàtàkì bí, eh, oṣù kejìlá, ìyẹn oṣù tá bí mi bó ṣe jẹ́ sí àti àwọn nǹkan tó fà á tí mo fi nífẹ̀ẹ́ sí irú oṣù yẹn. Ó kò máa dàbí pé oṣù wo la bí mi, oṣù kejìlá. Ó ti tán. Rárá o, kò, kò yẹ kó rí bẹ́ẹ̀ ye. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kí n lè fẹ́ ẹ lójú síí, kí ọ̀na bá lè mọ bí pàtàkì ọdún náà ṣe rí. So ó jẹ́ pàtàkì oṣù náà bó ṣe, ó jẹ́ oṣù kan lè tí mo nífẹ̀ẹ́ sí dáadáa, mo nífẹ̀ẹ́ sí dáadáa. Èmi gangan fún ara mi gan. Inú oṣù yẹn, inú oṣù yẹn mo ń gbèrò, mo ń gbèrò pé bóyá tí Ọlọ́run bá bá mi ṣe inú oṣù kejìlá yẹn pé kí n ti, eh, kí n wá ọmọ kan tó bá ṣe dáadáa tí màá gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó látara pé àwọn nǹkan tí èèyàn bá fẹ́ rà yóò, yóò gbọ̀wọ́ wá lẹ̀. Kò sí ǹkan tó máa wọ́n lọ títí, kò sí ǹkan tó máa wọ́n lọ títí títí. So mo ń bẹ Ọlọ́run pé kó Ọlọ́run bá ṣe eléyìí ní ìrọ̀rùn fún mi. So oṣù kejìlá ó jẹ́ oṣù kan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. So ní ẹ̀kan si jẹ́ kí n ka àwọn oṣù yẹn fún ẹ ní èdè Yorùbá. Bá ti ṣe ni bí mo ti ṣe kà á títẹ̀lẹ̀. Àmọ́ fún ìrántí, òun náà ni pé kí ni oṣù kìíní, eh, ṣẹẹrẹ oṣù kejì, eré náà oṣù kẹta, ebibi kẹrin, ṣẹẹrẹ ẹrẹ̀lé ebi, okudu, ọwẹ́wẹ, ọwàrà, ṣẹẹrẹ ẹrẹ̀lé eré náà, ebibi, ṣẹẹrẹ ẹrẹ̀lé eré náà, igbe, bíbí, okudu, awẹ́mọ́, ọwàrà, ọwàrà, bèlu, ọpẹ́. Mo tẹ̀tì gbàgbé gan. Àmọ́ ǹkan tí mo kọ̀ fé fàyè náà ni pé kí ni oṣù kejìlá yẹn náà ni oṣù tá bí mi. A dẹ̀ ní oṣù méèló, oṣù méjìlá nínú, eh, ọdún nínú ilẹ̀ Yorùbá ń bí báyìí. So ó jẹ́ bó ṣe jẹ́, mo, mo nífẹ̀ẹ́ sí ìbéèrè yìí dáadáa. O ṣe gan ni púpọ̀.

Ṣé o wọ gíláàsì? Ìyẹn, e, ìgò, ìgò, ìgò elé ti a máa ń wọ ṣojú. Bóyá látara ń pé àwọn onímọ̀, ẹ, àwọn onímọ̀ tí wọ́n ní ṣe pẹ̀lú, ẹ, ìwòsàn ojú, bóyá wọ́n recommend ẹ̀ fún ẹ. Àbí bó tí o jà sí pé bóyá ẹ̀yàn tí ẹ fẹ́ fi ṣe oge ni. Bóyá ẹ̀yàn fẹ́ fi ṣe, bóyá bí, ẹ, èyàn fẹ́ fi ṣe ó wà ń bẹ, ó wà ń bẹ. Ẹ̀hẹn, so ìkan méjì náà ló lè fàá. Àmọ́ ní, ní kúkúrú náà ni pé ṣe mo wọ gíláàsì lọ́wọ́lọ́wọ́ tí mò ń ṣe recording yìí? So lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí. So kò sí ìgò lójú mi látara ń pé kí ni ilé ni mo wà, ilé ni mo wà. Ẹ̀kéjì ń bẹ. So òun náà ni pé mo fẹ́ fẹ́ ẹ lójú, mo fẹ́ fẹ́ ẹ lójú. Gíláàsì ni, gíláàsì wíwò ó lè, ó lè wá lọ́nà méjì gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní àkọ́kọ́. Òun náà ni pé kí ni o, bóyá tí àwọn onímọ̀ ètò ìwòsàn ojú tí wọ́n bá recommend ẹ̀ fún ẹyàn àbí bóyá pé ẹ̀yàn tí ẹ fẹ́ fi ṣe, bóyá bí ó wà ń bẹ. Bóyá ẹ̀yàn fẹ́ lọ sí patí àbí bó dà sí pé ẹ̀hẹn, àwọn tí mo ti sọ yen tẹ́lẹ̀ náà, bóyá wọ́n recommend ẹ̀ fún ẹ. So tó bá dà sí pé ìkan tí wọ́n bá recommend fún ẹ náà ni ó ní àwọn ìpèdégbe gbà. Kì í ṣe gbogbo ìgbà náà ni wa máa mọ̀. Bóyá, fún bí àpẹẹrẹ ìsìn bóyá tí ẹ̀yàn bá fẹ́ sùn ní alẹ́, ẹ̀hẹn, àbí tí ẹ̀yàn bá tẹ̀ ẹ́ wà nínú ilé tí kì í ṣe pé bóyá pé ìkan kan lọ títí báyen ẹ̀yàn fẹ́ ṣe. So kò bùkátá sì ípé kí ẹ̀yàn wọ gíláàsì nígbà yẹn. Kò bùkátá sì kí ẹ̀yàn wọ gíláàsì. Tó bá dà sí pé bóyá ẹ̀yàn fẹ́ lọ ṣe ó wà ń bẹ. Ẹ̀yàn fẹ́ lọ sí patí àbí àwọn ọ̀rẹ́ àbí àwọn ẹbí àbí àwọn ojúlúmọ̀ tí wọ́n bá pè yàn wá sí i, ẹ, òde pé à, ká jọ sọ, ká dìjọ ṣe àjọyọ̀. So ẹ̀yàn lè wọ gíláàsì lọ látara ń pé ó máa ń, ó máa ń jẹ́ kí ẹ̀yàn rẹwà, ó máa ń jẹ́ kí ẹ̀yàn rẹwà, ó máa ń jẹ́ kí ẹ̀yàn dàbí ọmọlúwàbí gidi. So àwọn nǹkan yìí náà ni ìkan tó lè fà tí ẹ̀yàn lè fi wọ gíláàsì. Ó dẹ̀ tún wán ń bé nínú àwọn ìdí kan pàtàkì eléyìí ti mi gbàgbé láti darúkọ. Ó ní àwọn gíláàsì eléyìí ti, ẹ, ó jẹ́ bí protector. Bóyá fún bí àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú bí òòrùn àbí iná. Fún bí àpẹẹrẹ ẹni tó bá ń ṣe iṣẹ́ jórinjórin. Ìyẹn táa mọ̀ sí welder àbí àwọn alágbẹ̀dẹ, àwọn blacksmith toje pé iṣẹ́ wọn ó ní ṣe pẹ̀lú iná wíwò. So àwọn elèyìí ń kọ ò. So wọ́n máa ń gbá wọn níyanjù. Kí tí ẹ se pé wọ́n ń gbá wọn níyanjù dandan ni fún kí wọ́n wọ gíláàsì látara ń pé kí ni? Kó ba lè dáàbò bo ojú wọn kúrò níbi iná eléyìí tó máa ń jáde nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn lọ́wọ́. So kò fẹ́ sínú àwọn, àwọn tí wọ́n ṣe irú iṣẹ́ è tí wọ́n kì í máa ń ní. Kì í ṣe pé bóyá pé doctor ló recommend ẹ̀ fún wọn àbí pé bóyá pé kí wọ́n lọ sóde. Àmọ́ látara ń pé irú iṣẹ́ eléyìí tí wọ́n ṣe ó pé fún, ó bùkátá sì pé kí ni kí wọ́n lo irú nǹkan bẹ́ẹ̀yen, a de tí rí pé kí ni ó jẹ́ nǹkan tí ó máa ń ṣe ìdáàbò bo ojú. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan nígbà tí mo lọ sí ààyè bí tí wọ́n ti ń jórinjórin àbí kó ye báyen ígbà tí mo lọ. So torí pé mi ò ní irú gíláàsì báyìí, ìyẹn protector láti bá lè dáàbò bo ojú mi. So iná yẹn ń kọ ò. Bí mo ti ṣe ń fojú ríiná yẹn sójú ni ó dàbí pé nǹkan ń jáde lójú mi látara ń pé kí nii kò sí ìdáàbò bo ní agbègbè ojú mi. So òun náà ni pé kí ni o, ẹ̀hẹn, ẹ̀yàn lè wọ fún iṣẹ́ tí ẹ̀yàn bá ń ṣe látara ń pé ewu tó wà níbi iṣẹ́ náà, ẹ̀hẹn, ewu tó wà níbi iṣẹ́ náà. Gbogbo wa náà dè lá mọ̀ pé kí ni o. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń sọ pé kí ni o ojú ni ọba ara. Tí ẹ̀yàn o bá ti lè ní ojú mọ́, kí ló túkù mọ́ àwọn ara tó kù nǹkóo. So wọ́n máa máa ṣe pé kí ni wọ́n ò ní lè ṣe, wọ́n ò ní lè ṣe iṣẹ́ dáadáa. So ó ṣe pàtàkì, ó ṣe pàtàkì kí ẹ̀yàn dààbò bo ojú ẹ̀yàn kúrò níbi àwọn, àwọn oríṣìíríṣìí ewu eléyìí tó lè ṣe àkóbá fún ojú wa. So kò jẹ́ bó ṣe jẹ́. So ní kúkúrú èdè náà ni pé kí ni o. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò wọ gíláàsì, mi ò wọ gíláàsì látara ń pé kí ni o ilé ni mo wà kì í ṣe pé kí ni pé mo ní òde kan tí mò ń lọ àbí bóyá ń pé mò ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí àbí bóyá ń pé àwọn dókítà tí wọ́n ní ìmọ̀ nípa ojú wíwò, nípa àwọn àìsàn àti àwọn oríṣìíríṣìí ọ̀nà eléyìí tí a lè gbà dáàbò bo ojú wa. Bóyá wọ́n recommend ẹ̀ fún mi rárá, irú nǹkan báyìí kò, kò ṣẹlẹ̀ sí mi. So òun náà ló fàá tí mi fi wọ gíláàsì. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo jásí èèyàn kan tó máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Eléyìí táa mọ̀ sí járá àbí ká ní bonus ní èdè òyìnbó. Àkọ́kọ́ ńbè ni pé mo máa kí n tó dáhùn ìbéèrè mo máa fẹ́ yà díẹ̀. Òun náà ni pé àwọn wo ni òṣìṣẹ́? So ká jẹ́ kí elèyí kó yé wa dáadáa. Òṣìṣẹ́ yàtọ̀ sí ẹrú o, àbí kó yé. Òṣìṣẹ́, ìyẹn workers wọ́n yàtọ̀ sí ẹrú. Ẹrú la mọ̀ sí slave. So kò sí bí èèyàn ṣe máa ní òṣìṣẹ́ tí ó ní ṣe pé kíni o, tí ó ní fún wọn ní ẹ̀tọ́ wọn, tí ó ní fún wọn ní owó àbí nǹkan mìírán tó lè dúró ní ipò owó lópin ìgbà tí àwọn òṣìṣẹ́ náà bá ṣe pé kíni o, tí wọ́n bá faramo. Àmọ́ ẹrú kọ́ o, ẹrú ní tiè kọ̀ tíẹ ní òmìnira kànkan tiẹ̀. Ó le ṣiṣẹ́ látàárò dalé tó jásí pé kíni a ò ní fun ní kànkan látara wípé ẹrú lòun, ìyẹn slave. So òun náà ni pé kíni o, ó ṣìṣẹ́ èhẹèn. Kí n wa padà sí òṣìṣẹ́ gangan báyí. Òṣìṣẹ́, òun náà ni èèyàn tí a gbà ṣíṣẹ́ látara wípé bóyá wọ́n ní, e, ìmọ̀ nípa nǹkan tí a fẹ́ ní kí wọ́n bá wa ṣe àbí wípé wọ́n tiẹ́ jásí pé nǹkan yẹn kọ́ ó yé wọn yékéyéké, ó yé wọn yékéyéké. Wọ́n dẹ̀ ní ìmọ̀ eléyi tó yè koro nípa irú iṣẹ́ tí a fẹ́ gbá wọn sí. So àwọn náà ni òṣìṣẹ́. So a lè ní won ní ọ̀pọ̀lọpọ̀. Ó ní ṣe bí àwùjọ wa àbí ilé iṣẹ́ wa tí ó bá ṣe tóbi tó. Tó bá wípé ilé iṣẹ́ nlá ni so àwọn òsìṣẹ́ tó máa máa bá wa ṣíṣe papò máa pò. Tó bá jé wípé ilé iṣẹ́ kékeré làwọn òsìṣẹ́ tó máa kéré sí irú iṣẹ́ wa náà ni a máa gbà. So ìbéèrè wa wá wípé se mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ náà ni wípé kíni o, àwọn òṣìṣẹ́ so ká jẹ́ kí ó lè lọ yé wa. Wọn ò kí ń ṣe ẹrú o. Wọn ò dẹ̀ kí ń ṣe machine. Ẹ̀yàn bíi tiwa náà ni àwọn náà. So wọ́n nílò ìtọ́jú eléyí tó péye látara wípé kíni o, kí wọ́n tún bá lè ní ìwúrí láti lè ṣiṣẹ́ dáadáa síi. Tí èèyàn bá, tí èèyàn ò bá tọ́jú òṣìṣẹ́, nǹkan tó túmọ̀si náà ni pé kíniún iṣẹ́ eléyí tí a gbé fún wọn, iṣẹ́ eléyi tí a ní kí wọ́n bá wa ṣe àbí iṣẹ́ elé ta tiẹ̀ ta-- tó jé wípé pé à ń rò pé ó yẹ kí wọ́n lè ṣe, wọ́n ò ní lè ṣe dáadáa o. Torí wípé kíni o, wón a máa sọ pé kíni o, bá kúkú ṣe náà, ọ̀gá nǹkan o kò ní fún wa ní ẹ̀tọ́ wa. So eléyi nǹkan o, ó máa ń bí ìrẹ̀wẹ̀sì láàárín àwọn òṣìṣẹ́ náà. Òun náà ni wípé kíni o, tí òsìṣẹ́ bá ṣiṣẹ́ dáadáa, tó bá ṣe nǹkan tó bá wu wa lórí, ká fún wọn ní ìwúrí, ká fún wọn ní compensation, ká fún wọn ní jáárá látara wípé kíni o, eléyi nǹkan yóò jẹ́ ìwúrí fún wọn, yóò jẹ́ motivation fún wọn láti lè jásí wípé kíni o, kí wọ́n tún ṣiṣẹ́ sí dáadáa. Kí wọ́n ṣiṣẹ́ sí wípé háà ọ̀gá tí a ni yíi, ó dájú wípé kíni o, yóò ṣewà dáadáa. So elé nǹkan yóò jẹ́ kí ilé iṣẹ́ wa gan-an kí ó tún ní ìdàgbàsókè látara wípé kíni o, òṣìṣẹ́ náà ti mọ̀ pé à kọ̀ tiẹ̀ sí bí mo ṣe máa ṣiṣẹ́ tí ọ̀gá ò tiẹ̀ wá ní fún mi ní tí kò ní gbé orí yìn fún mi. Nígbà mí gan-an wà ó lè má jẹ owó, ìgbà mí ó kò lè jẹ, à ẹ ṣe o mọ dẹ̀ nífẹ̀ẹ́ ṣí iṣẹ́ eléyi tí ẹ bá mi ṣe. Kí èèyàn kọ̀ọ̀ tíẹ sọ̀rọ̀ eléyi tí ó jásí wípé kíni o, yóò jẹ́ kí orí wọn gan-an wú. Kìkàn wá ń ṣe wípé à iṣẹ́ tí mo ní ké e se, sé eti sé, kíníkan kìnìkan kí èèyàn máa wá jágbe mọ́ wọn. À eléyi ò ń ṣe ìwà tí ó da. Elé yóò ń ṣe ìwà elé tí ó yẹ fún ọmọlúwàbí tí orí rẹ̀ pé. Òun náà ni pé kíniún ká jẹ́ èèyàn tí yóò ní ìwà ìrẹ̀lẹ̀. Ká jẹ́ èèyàn tí ó jẹ́ sí pé kíni o, etí wa nǹkan o yóò wà ní ṣíṣí sílẹ̀ fún oríṣìíríṣìí àwọn nǹkan tí àwọn òsìṣẹ́ wa bá ń bèrè lópin ìgbà tí, lópin ìgbà tí wọn bá ti tayo ààlà tó jásí pé kíni o, nńkan tí wọ́n ń bèrè fún àbí àwọn ẹ̀tọ́ eléyi tí wọ́n ń bèrè fún ó wà in line pẹ̀lú àdéhùn eléyi ti àtijọ́ ni. So òun náà ni pé kíni o, ká jẹ́ èèyàn kan tí ó ṣe wípé kíni o, yóò máa fún àwọn òṣìṣẹ́ wa ní, e, àfikún bonus. Ká jẹ́ èèyàn kan tí ó máa ń fún àwọn òṣìṣẹ́ wa ní kíni o, ní, e, word of encouragement. Fún bí àpẹẹrẹ ẹ ṣe gan-an ni o. Mo nífẹ̀ẹ́ sí nńkan tí ẹ bá mi ṣe o. Kí èèyàn dẹ̀ tún jẹ́ sí pé kí èèyàn dẹ̀ jẹ́ èèyàn kan tí ó máa béèrè nípa àlàáfíà wọn, à ẹ́ Mister lágbájá nǹkan. Ṣé kí ló ṣe wọ́n? Ṣé kò sí nǹkan kan sa, sé àlàáfíà ni, àwọn ọmọ yín ńkó nǹkan kan bá yẹn. So ká jẹ́ kí àwọn náà ní feeling yẹn pé àjíjọ wa ni. Ká má jẹ́ kí àlàfo eléyi tó wà láàrin àwa látara wípé àwa jẹ́ bí ọ̀gá, àwon wá jẹ́ bí òṣìṣẹ́ wa. Ká má jẹ́ kí àlàfo yẹn kí ó họ̀n lọ títítí. Ká mú ara wa ní òkan ká jọ fi ìfẹ́ so wa pọ̀. Eléyi gan yóò jẹ́ kí ilé iṣẹ́ wa kí ó tún dàgbàsókè si. Ní kíkúrù náà ni pé kíni o, àwọn òsìṣẹ́ tí mo ní mo máa ń fún wọn ní owó àfikún. Oṣé gan-an ni.

Ṣé mo nífẹ̀ẹ́ sí kí ń má ra oúnjẹ ní òpópónà? Ìyẹn bóyá bí àwọn high ways, àwọn ojú ọ̀nà, bóyá bí àwọn ojú ọ̀nà eléèti ìjọba ṣe fún àwọn ọkọ̀ kí wọ́n máa gbà. Àwọn ọ̀nà tó ṣàjásí pé kìí ṣe, bóyá bí èèyàn wà nílé, tó ja sí pé bóyá eyàn wà ní ìta. So ó wá pè npé bóyá látara npé ebí ń payàn àbí èèyàn bùkátà sí npé k'eyàn fẹ́ jẹun látara npé binú wa ti ṣe ri. Ẹ̀hẹn. So ǹjẹ́ mo wà jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí láti wa máa jẹun ní àwù àwọn ààyè bẹ́ẹ̀. Èleyi ta tún mọ̀ sí bóyá bí restaurant. Ẹ̀hẹn. So òun náà ni pé kí ni o gẹ́gẹ́ bí ìbéèrè yi ṣe wà? Ṣé mo nífẹ̀ẹ́ sí? Ẹ̀, so ṣé mo nífẹ̀ẹ́ sí rárá, mi nífeẹ́ sí látara àwọn ìdí eléyi to pọ̀, àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú, ẹ́ nǹkan tí mo kóríra sí. Àkọ́kọ́ ńbẹ náà ni pé kí ni o àwọn ilé oúnjẹ eléyi ti wọ́n wà lópoòpónà. Nnkan to máa ń ṣele ní wipé oúnjẹ wọn nígbà mí ó jẹ́ nǹkan tí ó ga ni lára. Ó jẹ́ nǹkan tí ó wọ́n tó dá sí pé kí ni ò, ìgbà mí gan wà gan agbára mi lè má fẹ́ ká látara wíwọ̀n tí wọn wọn. Ẹ̀kéjì ńbẹ́ náà ni pé kí ni kií wa n ṣe pé bóyá pé wọ́n tún wá wọ́n. Wọ́n-on kìí ìgbà mí wà adùn, adùn, aadùn rẹ̀ gan kìí ṣe nǹkan tó máa ń wẹ́yàn lórí. Ẹ̀mí, e oúnjẹ mi kan máa wà rárarada. Kò ní ní aadùn gidi. Kò ní ní aadùn eléyi ti ó ti ẹ̀ fanimora. Ẹ̀kẹta ńbẹ́ ní pé kí ni o àwọn ojúpópónà mii wọ́n dọ̀tí, wọ́n dọ̀tí. Ìyẹn pé tí èèyàn bá ti ẹ̀ rí wọn gan yóò máa, yóò máa ṣe ọ̀kan bákan bákan. Yóò máa sọ ọ̀kan bákan bákan. So àwọn nǹkan wọ̀nyí ó fàa tí mii fi nífẹ̀ẹ́ sí láti máa jẹun ní òpópónà. Tí nbá ti ẹ̀ máa wá jẹun ní òpópónà, ẹ̀hẹn, òun náà ni pé kí n wá ilé oúnjẹ àbí restaurant eléyi ti ó bá ní ìmọ́tótó dáadáa. Ó bá ní ìmọ́ tó dára tí kì í dẹ́ n ṣe npé bóyá npé owo wọn kọ́ o, ó ga ni lára. Ówo wọn wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Kò, kò lọ sókè jù. Kò dẹ̀ wà ní kúkúrú jù. Ó wà at a very moderate rate. So irú àwọn nǹkan báyìí kọ̀ mo lè jẹun bẹ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà mi ò nífeẹ́ sí pé kí ń má jẹun níta. Mo jẹ́yan kan tó dá sí pé kí ni o gbo, èyíkéyìí oúnjẹ tí nbá fẹ́ jẹ, èyíkéyìí oúnjẹ tí mo bá fẹ́ jẹ swallow ni ò. Àbí kí n ṣe swallow ni ò bóyá ìrẹsì àbí àwọn sẹ̀mo tuwo nǹkan kan báyen. So mo jẹ́yan kan tí mo nífẹ́e sí npé kí n ṣee fúnraa mi. Tí ń bá ṣee fúnraa mi, ẹ̀hẹn. So ìwọ̀nbá eléyi tinbá lè jẹ́ lásìkò ìgbà tí mo ṣe yẹn màá jẹ́. Eléyi ti, eléyi tó bá dẹ̀ tun ṣẹ́kù màá tọ́jú rẹ̀ pamọ́. Ẹ̀hẹn. Ma dẹ̀ tu jẹ. Àmọ́ òpópónà oúnjẹ òpópónà, àh, kìí ṣe nǹkan tí mo ní ìfẹ́ sí lọ títí. Mii tiẹ̀ nífeẹ́ sí i ní. Mi ò nífeẹ́ sí i ní. Bí mo ti ṣe sọ náà ni npé o, mo jẹ́yan kan tó nífeẹ́ sí pé kí ń má dá se oúnjẹ tèmi fún araa mi. So ó dùn ni, kò dùn ni. Màá ṣà ti ẹ̀ mọ̀ pé èmi ni mò ń ṣe. Ẹ̀hẹn. So kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ̀ sìwájú kí n ti ẹ̀ tó wà lọ, òun náà ni pé kí ni o, màá jẹ́yan kan tí yóò fẹ́ gba àwọn tí wọ́n ń ta oúnjẹ ní òpópónà, màá fẹ́ gba wọ́n níyànjú. Kí wọ́n jẹ́ èèyàn tí, ẹ̀hẹn, wọ́n máa ní ìmọ́tótó níbi ààyè ibi tí wọ́n ti ń jẹun. Kí wọ́n jẹ́yan kan tí ó ṣe pé kí ni o yóò ní ìmọ́tótó níbi ibi tí wọ́n ti ń ṣe oúnjẹ wọn látara npé àh, ìkórìíra, ìkórìíra ìmọ́tótó yẹn ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń mú mi ní ìwẹ̀rẹ̀sì. Àtàwọn ijọ́bá wá náà kí wọ́n jẹ́yan kan tí ó máa bá wa check i àwọn ààyè ibi tí wọ́n ti ń ta oúnjẹ ní òpópónà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ngbà míi kò, kò yẹ tó. Ó jẹ́ nǹkan tí ó máa ń ṣe àkóbá fún àgọ́ ara wa. So àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bá ti lè bá wa mójútó bóyá lọ́jọ́ iwájú, bóyá èmi náà máa ní ìfẹ́ sí pé kí ń má ra oúnjẹ ní irú àwọn ààyè bẹ́ẹ̀. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọro báyìí báyìí. So mi ò lè sọ, mi ò lè sọ pé bóyá màá wa nífeẹ́ sí. Àmọ́ tí wọ́n bá ti lè bá wa ṣe àwọn nǹkan tí mo sọ yẹn, ẹ̀hẹn. So èmi náà máa ní ìfẹ́ sí pé kí ń má jẹun ní ìta látara npé ìgbà míi gan-an wà àti wàhálà keyàn máa dáná, keyàn máa fo abó. Wàhálà kan ni lọ́tọ̀. Ẹ̀hẹn. So bóyá eléyii ni yóò jẹ́ kí n nífẹ̀ẹ́ sí àwọn ibi tí wọ́n ti ń ta oúnjẹ ní àwọn òpópónà yẹn. Àmọ́ tí wọ́n-on bá ti lè ṣe nǹkan tí mo sọ yẹn rárá, rárára, rárá, màá ma dáná fún araa mi ni o. Lẹ́yìn tí nbá kan tí ẹ fẹ́ jẹ́ bóyá bí tí bá fẹ́ mu omi àbí tí bá, bóyá bí àwọn pure water àbí bóyá bí biskiti nkankan yẹn. Àmọ́ pé kí wa ma wa lọ sí àwọn òpópónà yẹn rárá kò sì fún mi rárá. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo ní ìmọ̀ bí a ti ṣe ń wẹ̀? Iyẹn ni pé ṣé mo mọ̀ bí a ti ń wẹ̀? So ìwẹ̀ náà ni a mọ̀ sí kí èèyàn fọ àwọn oríkerike àwọn àgọ́ ara wa, àwọn body part wa. Eléyi tí àwọn ọlọ́yìnbo ń pè ní bathing, kí èèyàn wẹ̀. So ìwẹ̀ oni ó lè wá ní oríṣiríṣi ọ̀nà fún bí àpẹẹrẹ, bóyá kí èèyàn lọ sí shower, kí èèyàn lọ sí ààyè bí tí èèyàn le ti wẹ̀ nínú yàrá eléyi ti a yà sọ́tọ̀ fún ìwẹ̀ wíwẹ̀. Ẹ̀kejì, ó lè jẹ́ bóyá kí èèyàn lọ sí odò, odò elé ti omi ń sàn bẹ. Ẹ̀kẹta náà ni odò elétì tó níí ṣe pẹ̀lú ìmọ̀ tí ìgbàlódé elétì a mọ̀ sí swimming pool. So oríṣiríṣi àwọn ọ̀nà yìí náà ni a lè gbà láti lè ṣépè kínnú kí a fi wẹ̀ ìdọ̀tí kúrò ní ara wa. So àkọ́kọ́ náà ni elétì ó, tí ó fẹ́ common jù, elétì ó já sí pé kí ni o wọ́pọ̀ ní àwùjọ tí wa ń ibi bayi Òun náà ni pé ká kọ́ ìyàrá kan lọ́tọ̀, ká wá ṣépèkínnú, ká wá fi ṣépèkínnú ibi tí a ti máa ma wẹ̀ ni. So òun náà ni elétì ó wọ́pọ̀. Kódà òun gan-an ni nǹkan tí èmi gan-an máa ń ṣe ní ibi bíbà yìí. So tí àsìkò bá ti tó, bóyá ní ọwọ́ àárọ̀, so tí bá ti lọ sí yàrá elétì a yà sọ́tọ̀ fún ìwẹ̀ wíwẹ̀ tí bá ti lọ, màá wẹ ara mi. Ìgbà mí wà ó lè jẹ́ ọlọ́ṣọ̀nà, ìgbà mí dẹ́ wà ńkọ́ ó lè jẹ́ ní alẹ́. Mo lè wẹ̀ ngba mí bóyá ǹkan ni ọjọ́ kan, ìgbà mí dẹ́ wà ó lè jẹ́ bóyá bí èèmejì, ìgbà mí dẹ́ wà mo ti ẹ lè máa wẹ rara, ìgbà mí wà mo lè máa wẹ rara. So ẹ̀kejì ńbẹ, bóyá bí ń pé kí n lọ sí odò, ká lọ sódò, ká lọ wẹ ara wa, ká lọ ṣe bíi bóyá bí eré ìdárayá, wọ́n tún máa ń fi ṣe eré ìdárayá náà. Eléyi ńkọ́ o ká máa wẹ̀ ní odò ó jẹ́ nǹkan tí mi ò ní mọ̀ nípa rẹ̀. Mi, mi ò mọ̀ bí wọ́n ti ṣe máa ń wẹ̀ ní odò. Bá tàrá ń pé kí ni o, wọn ò kọ́ mi. Àsín pé odò gan-an kò fẹ́ sì ní agbègbè wa. Mo ti ẹ lè rántí bí ọdún boya bí i, ọdún tó ti pẹ́ sẹ́yìn díẹ̀, bóyá bí ká ní bí ọdún mẹ́wàá àbí nǹkan míì náà ni tí mo lọ sódò ń pe, "à kiló wa n bẹ pe ṣebí kí èèyàn kan bẹ sódò náà ni. Ó dẹ̀ máa ṣẹ ọwọ́ báyi kò máa ṣe ẹṣẹ̀ bá yi À, nígbà tí mo bẹ sódò ńkọ́ o, é ló gba bí ń pé kí ni o, omi fẹ́ gbé mi lọ. Mo bá bẹ̀rẹ́ sí ní mu omi, à tí mo ṣe pè fún ìrànwọ́ ní ìyẹn, "help me, help me, help me". So àwọn èèyàn tí wọ́n dẹ̀ wà níbẹ̀ wọ́n ṣe pé kiní o, wọ́n ṣe ìrànwọ́ mi, wọ́n dẹ̀ gbé mi kúrò nínú odò. Láti ìgbà náà ńkọ́ o mi ò jẹ́yàn tí yóò wà ní kí n ṣaya gbangba kí wà ní pé mo fẹ́ lọ bọ́ sínú odò. É láti ìgbà náà ni mo ti sá fún ìwẹ̀ wíwẹ̀ ní odò. Ẹ̀kẹta bí mo ti ṣe ṣàlàyé náà ni odò elétì ó níí ṣe pẹ̀lú ìmọ̀ ìgbàlódé tí a mọ̀ sí swimming pool. Ẹ̀hẹ́n elé náà ńkọ́ o mi ò ní mọ̀ nípa rẹ̀ bí wọ́n ti ṣe ń wẹ̀ ní swimming pool. Torí pé ńkọ́ o òun náà fẹ́ níí ṣe pẹ̀lú wíwẹ̀ ní odò elétì mo dá rú kọ ní ẹ̀kejì yẹn, elétì tí mo dá rú kọ ní ẹlẹ́ẹ̀kejì yẹn. So mi ò ní mọ̀ nípa rẹ̀. Ṣé mo tẹ̀ ẹ́, ṣé mo tẹ̀ dé swimming pool gan-an rí? Rárá, mi dé swimming pool. Lá tàrá ń pé mi ò ṣe èèyàn kan tó máa ń fẹ́ jáde lọ títí, mi ò kí í ṣe ǹkan tó máa ń fẹ́ jáde lọ títí. Àmọ́ bí mo ti ṣe gbọ́ sí àti bí ìmọ̀ mi bó ti ṣe rinlẹ̀ sí náà ni pé ó dà pé swimming pool ìyẹn, elétì a mọ̀ sí odò tí ìgbàlódé òun fẹ́ ranrun ju ti kí ni lọ, ti odò yẹn lọ. Lá tàrá ń pé kí ni òun wà caged, òun ti ní ìwọ̀n, ó ti ní ìwọ̀n, ó dẹ̀ ti ní bí ó ti ṣe jìnnà sí yàtọ̀ sí odò tó jẹ́ pé òun kọ́ lọ́n ti ẹ ni kò ní ìwọ̀n. Kò ní kíni tí èèyàn bá ti ẹ́ ṣọ́ra rẹ̀ gan-an, odò lè ṣe n pé kí ni o lè gbé èèyàn lọ. Àmọ́ swimming pool òun ti ní ìwọ̀n, ó ti ní àwọn limit, ó ti ní ibi tí èèyàn lè wẹ̀ dé, ó ti ní àwọn ààyè bí kankan tó jásí pé kí ni o èèyàn lè wẹ̀. Kò sí bí èèyàn ṣe lè ṣe pé kí ni tó. Ó dẹ̀ tun ní àwọn ìrànwọ́ náà elétì wọ́n fi sí àwọn agbègbè ibi tí swimming pool wà. Tí jásí pé kí ni o yóò rọ́yàn lọ́wọ́. Kódà èèyàn tí ó mọ̀ wẹ̀ gan-an tí ó bá ti lè fún ní ìrú kan báyẹn yóò jásí èèyàn pé kí ni o yóò máa wẹ̀ ní ìrànwọ́. Kò ní jásí pé kí ni o yóò wá tẹ́rí sínú swimming pool yẹn àbí kó jẹ́ bó ṣe jẹ́. So oníkíkúrẹ́dè náà ni pé kí ni o àwọn ìwẹ̀ bí a ti ṣe ń wẹ̀, ọ̀nà mẹ́ta tí mo dá rú kọ yẹn, ẹyọ kan ṣoṣo ńbẹ̀ ni mo ní mọ̀ dáadáa nípa rẹ̀. Iyẹn yàrá elétì a mọ̀ sí yàrá, yàrá elétì a yà sọ́tọ̀ fún ìwẹ̀ wíwẹ̀ ní àwọn ilé wa gbogbo. Ẹ̀kejì mi ò ní mọ̀ nípa iyẹn odò. Ẹ̀kẹta iyẹn swimming pool mi ò ní mọ̀ elétì ó yẹ kó nípa bí wọ́n ti ṣe ń wẹ̀ ní inú rẹ̀. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo jẹ́ èèyàn kan tó ti léeyàn kúrò níbi iṣẹ́ rì? Eeh tọ̀, ìṣe ni yìí, à báwo mọ ṣe fẹ́ sọ o. Àkọ́kọ́ ní pé mi ò tí ì jẹ́ èèyàn kan tó ti da iṣẹ́ ara tíẹ̀ ní, àbí kó ye báyi. Àmọ́ mo ti wà ní ibi iṣẹ́ tó já sí pé kíni o, wọ́n gbà mí síbẹ̀ ràn tó já sí pé ẹni tó gbà mí ńkọ ò, ó ní agbára, ó ní ìkápá láti lè já sí pé kíni o kó léyàn kúrò àti pé kó dé gbà wọ́n sí ibi iṣẹ́. Bọ̀ọ̀ jẹ́ kí n fi ilé ìwé eléyií ibi tí mo ti ṣiṣẹ́, jẹ́ kí n fi ṣe àpèjúwe bóyá wọ́n ti lè kúrò àbí wọ́n ò tí lè yàn kúrò. Nígbà tí mò ń ṣiṣẹ́ ní ilé ìwé kan, bóyá bí ọdún bí mẹ́fà sẹ́yìn, bí ọdún mẹ́fà sẹ́yìn, so, ní ilé ìwé náà tí mo wà, so, ọ̀gá tó gbà mí ṣiṣẹ́, so ó jẹ́ eeyan kan tó nífẹ̀ẹ́ mi kódà, ó, ó nífẹ̀ẹ́ láti lè já sí pé kí n máa bá a ṣiṣẹ́ lọ. Àmọ́ látara àwọn ìdí kan sí méjì nígbà náà kò jẹ́ kí n lè bá wọn ṣiṣẹ́ mọ́ látara pé mo ra admission sí, ẹẹ́, ilé ìwé nígbà náà. So mo nílò láti tẹ̀síwájú, mo nílò láti tẹ̀síwájú. Àmọ́ ìwọ̀nba àsìkò díẹ̀ tí mo lò pẹ̀lú wọn, bóyá bí ọdún méjì, so ọ̀gá náà wọ́n jẹ́ eeyan kan tó léyàn kúrò ní ibi iṣẹ́, wọ́n jẹ́ eeyan tó léyàn kúrò níbi iṣẹ́. Àmọ́ nnkan tó máa ń fa tí àwọn èèyàn fi máa ń kúrò ní ibi iṣẹ́, òhun náà ní pé kíni o, owó, owó tí wọ́n ń gbà, owó oṣù tí wọ́n ń gbà ó kéré sí nnkan tí wọ́n ń ṣe, ó kéré sí iṣẹ́ tí wọ́n ń ṣe ló fa lọ́pọ̀lọpọ̀ ìgbà tó já sí pé kíni o fún ara àwọn èèyàn ni wọ́n máa ń kúrò. Kì í ṣe bóyá ń pé ọ̀gá gan gan ló máa ṣe pé kíni o ló máa ń kúrò látara pé owó tí wọ́n ń gbà ó kéré jọjọ sí iṣẹ́ tí wọ́n ń ṣe. Kì í de ẹ́ ṣe nnkan tí wọ́n lè mú mọ́ra lọ títí látara pé kíni o yóò ṣe àkóbá fún wọn. Ó ń bẹ nínú ẹni tó já sí pé kíni o ó ti bí ọmọ. Ó ń bẹ nínú ẹni tó já sí pé kíni o ó ti ní ìyàwó. So ìwọ̀nba owó tí wọ́n máa ń gbà ǹko kò tó ní bùkátà, kò tó ní ǹnkan tí a lè sọ pé bóyá yóò ti è lè, yóò ti è lè tó fún wọn láti lè já sí pé kíni o kí wọ́n fi yanjú àwọn nnkan eléyìí táwọn náà bá tie fẹ́ ṣe ní ìgbésí ayé tí wọn. So owó náà ló máa ń fa tó já sí pé kíni o ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ń kúrò ní ibi iṣẹ́. Àmọ́ ní ìwọ̀nba ọdún méjì tẹ́mi lo, tí mo lò níbẹ̀, so, mi ò jẹ́ eeyan kan tó kúrò ní ibi iṣẹ́ bó tilẹ́ já sí pé kíni kì í ṣe bóyá ń pé owó tí mò ń gbà ó jẹ́ ǹnkan tó tó mi. Àmọ́ mò kan tun wọ́ pé tí bá ní ń kúrò níbo ni mo tuntun máa ti rí iṣẹ́ níbi ò mi. Kì í jẹ́ ẹ́ ṣe bóyá ń pé ọ̀gá ń ṣe nnkan tí ò dá sí wa. Àmọ́ kò já sí pé owó yẹn náà ni nnkan tí the major problem tá ní náà ni owó eléyìí tí à ń gbà. So kò jẹ́ kí n lè kúrò nígbà náà. Àmọ́ nígbà tí mo lọ sí ilé ìwé tí mo wá padà dé, so, ní ìgbà náà ni mo wá padà rí ọ̀gá. So wọ́n ṣà ǹ ta sí mi pé ṣé, ṣé mi tẹ̀ní wá bá wọn ṣiṣẹ́ ni? À! Èmi ni látara pé ojú ti là, mo ti rí àwọn ìrírí, èmi ti rí àwọn ìrírí kan sí méjì. So mii ṣà tiẹ̀ dà wọn lohun torí pé mò ń rò n pé ládùrú gbogbo wàhalà tí mò ní ṣe ilé ìwé nkan kan báyen, èló lẹ fẹ́ máa fún mi? Ẹ máa fún mi ní, ẹẹ́, owó kékeré, owó tí ò tiè tó ǹkan kan. Èmi kan tíẹ, mo kàn páwọ́n tì í ni pé kí ni, kí ni wọ́n fẹ́ máa fi lọ̀ mí yìí. Àmọ́ síbẹ̀ síbẹ̀ náà mi ò jágbe mọ́ wọn. Bọ̀ọ́ nínú ara tèmi, mi mọ̀ pé, ẹ̀, ẹni yii ńkọ́ o, mi ò lè, mi ò lè bá a ṣiṣẹ́ látara owó eléyìí tí wọ́n máa ń ṣe pé kini o, eléyìí tí wọ́n máa ń fi lọ èèyàn. So mokan tíe, mokan tíẹ fi wọn lẹ̀ náà ni pé tọ̀, ẹ máa, ẹ máa bá tiyin lo kémi náà ṣá wà ní ìwà tèmi náà. Àmọ́ ta bá ní ń kawọ̀ dáadáa, tèmi náà bá di pé mo dá iṣẹ́ tèmi lẹ̀, ṣé mo máa lé àwọn èèyàn kúrò níbi iṣẹ́? Rárá, mi ni le awon èèyàn kúrò níbi iṣẹ́ lópin ìgbà tí wọ́n bá ti tarí ààlà, lópin ìgbà tí wọ́n bá ti kọjá ààyè wọn torí ó ń bẹ nínú àwọn èèyàn tó já sí pé kíni o, ọ̀tọ̀ ni nnkán tẹ máa ní kó ṣe, ọ̀tọ̀ ni nnkan tí wọ́n máa máa ṣe. Ọ̀tọ̀ ni iṣẹ́ tẹ máa ní kó ṣe, nnkán mìí lo ma máa ṣe, nnkan tí ò ti è kàn rárá, nnkan tó já sí pé ọ̀gá gan ò ní kó ṣe rárá, nnkan tó jẹ́ pé ṣíṣe tó ń ṣe gan kì í ṣe bóyá ń pé yóò ní anfaani kan eléyìí tí ó máa bí fún ilé iṣẹ́. So kúkúrú èdè náà ni pé mi ò ní léyàn kúrò ní ibi iṣẹ́. Àmọ́ tí ìdí bá wà, tí ìdí pàtàkì kan bá wà tí yóò fẹ́ mú mi ṣe pé kí n léyàn kúrò níbi iṣẹ́, ó súnmọ́, ó ṣe é ṣe kí n léyàn kúrò níbi iṣẹ́ ní-- lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe ìkìlọ̀ eléyìí tó yẹ tí n bá ti ṣe. So òhun náà ni pé kíni o, tí ò bá wá gbọ́, so ó túnmọ̀ sí pé kíni o, ìfẹ́, ìru èèyàn bẹ́ẹ̀ ńkọ ó fẹ́ fi iṣẹ́ sílẹ̀ nì, so mo máa dẹ́ lé kúrò ní ibi iṣẹ́, ko jẹ́ bó ṣe jẹ́.

Ohun mú mu elé ti mo nífẹ̀ẹ́ sí jùlọ, ìkan tí a lè mu, yátọ̀ṣí ìkan tí a lè jẹ àbí, so elé ìkan tí a lè mu tó jásí pé mo nífẹ̀ẹ́ sí í jù dáadáa, òun náà ni kíni o, bí, kí lán pè náà, o ti. Pàápàá jùlọ elé tí ń bá ṣe fún ara mi, elé tí ń bá ṣe fún ara mi, jẹ́ kí n fun ẹ lápejù we. Nísìnyí tín bá fẹ́ ṣe tìi tèmi àbí tí mo bá fẹ́ po ti, báwo mo ṣe máa ń ṣe òun náà ni pé kí n gbómi kaná. Lẹ́yìn wá gbá a náà kó o, kí n wá Lipton ọ́ Topsy ọ́ Midland. Ìkan nu gbogbo ẹ̀ṣà, kò sí elé tí mi ò lè lò. Lẹ́yìn wá gbá a náà kó o, so mo tún máa ń lo kí ni wọ́n ń pè kíni yi o, àwọn Bonvita tàbí Milo. Èyíkéyìí tí bá nínu méjèèjì, Bonvita tàbí Milo. Lẹ́yìn wá gbá a náà kọ o, bóyá bí mà wáwá White Powder, bóyá bí Caramel, ó lè jẹ́ dànù. Ẹ́ní kò sí elé tí èmi ò lè lò. Èmi o, èmi o, èmi ń tèmi, mi-- mo jẹ́ ǹkan tí ó kọ ìkan, tó bá sà ti lè jẹ White Powder tó dẹ̀ já sí pé kíni o, ó máa ń ṣara lóore. Tí kì í ṣe pé bóyá ó ní àkóbá elé tó máa ń ṣe fún ara. So kò sí elé tí mi ò lè lò. Lẹ́yìn wá gbá a náà kọ o, so máa dà gbogbo ẹ̀ pọ̀ sínú kọ́ọ̀pù, sínú kọ́ọ̀pù, sínú ife elé tí ń bá fẹ́ lò láti fi mu tíì tí mo fẹ́ mu yẹn. So lẹ́yìn wá gbá a náà máa-- omi gbóná mi a ti wà níbẹ̀ torí mi ì lè mu tí. A ya fi kó já sí pé kíni o, ó ń gbóná. Tí ó bá tiẹ̀ wá gbóná, ó gbúdọ̀ máa lọ wọ́rọ́wọ́. Àwọn kín wá mu tíì elé tó já sí pé ó tutù, màá tiẹ̀ máa ṣàláyé yẹn létà. So lẹyín igbà tí omi yẹn bá ti gbóná dáadáa, so òun náà ni pé kí n dà á sínú àwọn nǹkan tí mo ti dà pọ̀ sínú ife yẹn, kí n dà á sínú ẹ̀, lẹ́yìn kí n dẹ̀ fi ṣíbí kí n fi ru pọ̀ kí gbogbo ẹ̀ bá lè ṣe dáadáa mọ́ra wọ́n. Kí n dẹ̀ raá fi ṣúgà, ìwọ̀n ba ṣúgà kí n rà fi sí. So kí ń dẹ ẹ́, ó ti ṣe náà níyẹn, ó ti ṣe náà níyẹn. Ìgbà tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí jù kí n máa mu tíì, òun náà ni a-- ọwọ́ alẹ́, ọwọ́ alẹ́, ọwọ́ alẹ́. Látara pé ìgbà náà ń kọ o, so ìgbà ìsinmi ni, so màá ti ṣe àwọn nǹkan tí bá, àwọn nǹkan tó bá yẹ kí n ṣe. Atín pé irú ìgbà náà ń kọ o, ó súnmọ́ kí òru máa mú. So tí bá kọ-- àbí ó súnmọ́ kó tutù wà torí, ibí temi wà níbí bai, agbègbè tí mo wà níbi bai. So lọ́wọ́ alẹ́ báyẹn, òtútù máa ń fẹ́ ṣe. So tí n bá ti ṣe tí yẹn, tí n bá ti ṣe ní gbígbóná báyẹn, so yóò bá mi, yóò jẹ́ èròjà láti lè já sí pé kíni o, irú òtútù yẹn kó ti ẹ bá mi lé kúrò. Ẹ̀hẹn! Ànfání ẹlẹ̀ kejì náà ni pé kíni o, yóò jẹ́ kí n sùn wọ́rọ́wọ́, yóò jẹ́ kí n sùn wọ́rọ́wọ́, yóò jẹ́ kí n sùn wọ́rọ́wọ́. Kò ní sí wàhálà fún mi nígbà tí mo bá, mo bá ń sùn àbí nígbà tí mo bá fẹ́ sùn. Lára àwọn ìdí tó tún fà á tí mo tún fi nífẹ̀ẹ́ sí tíì náà ni pé kíni o, ó jẹ́ nǹkan tí, mọ́mì mi gan gan tí wọ́n nífẹ̀ẹ́ sí látara ìdí èyí. So èmi náà kàn tí ẹ ní ìfẹ́ ṣe ni automatically, naturally. Kò fẹ́ẹ̀ sí oúnjẹ tí mo lè má, tí mo máa ń jẹ ní alẹ́ tí mi ò ní fi tí tẹ̀lé. Kò fẹ́ẹ̀ sí, kò fẹ́ẹ̀ sí oúnjẹ náà. Àmọ́ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú náà ni pé mo nífẹ̀ẹ́ sí tíi tó bá gbóná dáadáa. Tí ó bá tẹ̀ gbóná kó lọ́wọ́rọ́wọ́, kò túnmọ̀ sí pé bóyá ń pé mi ì lè mu tí elé tí ó bá tutù fún bí àpẹẹrẹ. Nísìnyí bóyá ń pé àsìkò orú láwà, àsìkò orú láwà, so kò ní tún fẹ́ ẹ dà tó kí n wá tú mu tí tó bá ṣe pé kíni o, tó bá gbóná. So iru àsìkò yẹn, so mo lè lo ice block yìnyín, so kí n dà á sínú tíi mi àbí kí n gbé sí inú fíríjì ọ́ freezer so kó bá lè tutù dáadáa. So òun náà ni pé kíni o, òru àti tútù, ẹ̀hẹn tí wọ́n bá pàdé pọ̀ yóò lè ṣiṣẹ́ dáadáa. Àmọ́ tí òru àti òru bá pàdé, tíì gbígbóná àti òru tí wọ́n bá pàdé, kò fẹ́ ẹ ní sí yàtọ̀, ìyán kọ́ a máa làágù bọ̀ ọ́. Àmọ́ tó bá jásí pé opposite náà ni, tútù àti gbígbóná yóò ṣe dáadáa. Gbígbóná àti tútù yóò ṣe dáadáa. So àwọn ìgbà tí mo máa ń fẹ́ lò tíì náà níyẹn. Àmọ́ ní kúkúru éde náà ni pé kíni o, ní gbogbo omni-- almost every time náà ni ó jásí pé gbígbóná ẹ ni mo máa ń fẹ́ ẹ, mo máa ń fẹ́ ẹ lò jù, gbígbóná ẹ. A ya fẹ́ àwọn àsìkò díẹ̀ tó já sí pé kò fẹ́ ẹ sábà gan ni mo máa ń lo tí elé tó níí ṣe pẹ̀lú bẹ́ bí yìnyín àbí block àbí kí n gbé sínú fíríjì. So òun náà ni pé kíni o, ǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù ni mímu, òun náà ni kíni o, òun náà ni tíì. So mo dẹ̀ ti ṣàdáyé àwọn nǹkan tí ó fà á tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀, so kò jẹ́ bó ṣe jẹ́.

Ìgbà tí mo máa ń fọ aṣọ, ìgbà tí mo máa ń fọ aṣọ náà ni bóyá bí, eh, ní àwọn ìparí ọ̀sẹ̀ látara pé ó jẹ́ ìgbà tí mo máa ń fẹ́ ráyè jù lọ. So kò ṣe é ṣe fún mi pé kí ń máa fọ aṣọ ní àwọn bíi, bíi Monday títí dé Friday látara iṣẹ́ eléyìí ti mo máa ń ṣe, látara ibi iṣẹ́ elé ti mo máa lọ, látara àwọn nǹkan mi na tí màá fẹ́ attend sí, látara pé Monday to Friday ẹ̀kọ́ ó fẹ́, ní ọ̀dọ̀ tí wa n bibáyi, àwọn náà ni ọjọ́ ta mọ̀ sí ọjọ́ iṣẹ́. So irú ìparí ọ̀sẹ̀ náà ni mo máa ń fẹ́ ráyè jù lọ láti lè jásí pé kí n fọ àwọn aṣọ eléyìí tí mò ń wọ̀. Ìgbà, pàápàá jùlọ ó tún jẹ́ ọjọ́ náà tó jẹ́ pé mo máa ń fi ń ṣe àwọn àtúnṣe àyíká, ìyẹn tá a mọ̀ sí sanitation. So Saturday náà ni ó máa ń fẹ́ ẹ bọ́ sí. Àmọ́ kí n máa ṣe gbogbo ìparí ọ̀sẹ̀ eléyiit tí a mọ̀ sí Saturday náà ni mo máa ń ṣe pé kí ni, kí n fọ àwọn aṣọ ẹ̀ látara pé mo jẹ́ ọ̀lẹ generally, mo jẹ́ èèyàn kan tó lẹ àti máa fọ aṣọ gan-an, ó máa ń ro mí lójú. So tí àwọn aṣọ yẹn tí ó bá ti pọ̀ dé bíi pé kò ní fẹ́ si aṣọ eléyìí tí màá padà wọ̀, mi kì í máa fẹ́ lè fọ́ gan, mi kì í máa fẹ́ lè fọ. Òun náà ni pé kí ni o, tí bá tiẹ̀ ma wá fọ aṣọ náà. So ó jẹ́ ìjọ Saturday náà ni mo máa ń ṣe pé kí ni mo máa ń fọ àwọn aṣọ yẹn gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní iwájú. Nkan tó dẹ máa ń mú mi fọ aṣọ náà ni pé kí ni tí ó bá tì lè dí pé wọ́n ti pọ̀, wọ́n ti pọ̀ dé bíi pé kò fẹ́ lè si aṣọ mi, eléyìí tí màá, màá padà wọ̀. Òun náà ló máa ń fa tí mo máa ń fi ń fọ aṣọ. Nkan mi tó dẹ̀ tun màá fa, tí màá fi ń fọ aṣọ ní ìjọ, eh, ọjọ́, ọjọ́ tó kẹ́yìn ní àwọn ọ̀sẹ̀ yẹn Saturday, òun náà ni pé kí ni, most of the time náà ni pé, ní ọ̀dọ̀ tí wa n bibayi, ìjọ náà ni wọ́n fẹ́ yá sọ́tọ̀ fún àwọn èèyàn láti lè jásí pé kí ni, kí wọ́n ṣe general cleaning. Ìjọ náà ni wọ́n fẹ́ yá sọ́tọ̀. Kìí tẹ́ n ṣe boya n pa aṣọ, aṣọ fífọ̀ náà nìkan ni màá fọ. Ó tún ní àwọn nǹkan mi na eléyìí ti a máa ń fi irú ọjọ́ yẹn ṣe. Ó tún ní nǹkan mi. Bóyá bí ká lọ kí àwọn ọ̀rẹ́, ká lọ kí àwọn ará, ká lọ kí àwọn ẹbí eléyìí tí wọ́n súnmọ́ ni ni àbí tí wọ́n jìnnà sí ẹ̀yàn. So òun náà ni ǹkan tí mo máa ń fi irú ọjọ́ yẹn ṣe. So kúkúrú èdè náà ni pé o, ìjọ Saturday náà ni mo máa ń ráyè láti lè fọ àwọn aṣọ eléyìí tí ń bá fẹ́ fọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́.

Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé, ta ni olórí isẹ́? Olórí isẹ́ náà ni ẹni tó bá ju èèyàn lọ ní ibi isẹ́. Látara pé bọ́ya ó ní ìrírí ju èèyàn ni, ó ní ìrírí ju èèyàn lọ ni. Àbí bọ́ya pé imọ̀ àbí kó jásín pé kí ni ó ti pẹ́ ju èèyàn lọ ní ìdí iṣẹ́ yẹn. Àbí kó jásín pé ó ní kí ni ìwé ẹ̀rí elé ti ó jẹ́ kí ó ní àgbéga ju èèyàn lọ. Kò tún mo si pé bó ti ṣe wá jẹ́ ọ̀gá èèyàn yẹn pé ó lọ bá máa lo èèyàn bó bá ti ṣe wùú. Amo mọ kò sáré mú àwọn ìdí, àwọn idì kan ẹlẹ́ti ó máa ń jẹ́ kí èèyàn jẹ́ olórí isẹ́ ń gbà mí. Ó máa ń jẹ́ kí èèyàn jẹ́ olórí isẹ́ ń gbà mí. So ìbéèrè wa máa ń pé, irú ìbáṣepọ̀ wo ni mo ní pẹ̀lú àwọn tí wón jẹ́ olórí isẹ́ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀. Tí ilé iṣẹ́ ibi tí èèyàn bá wà, ń gbà mí wà tó jásín pé kí ni, àwọn ọ̀gá ń bẹ̀, wọ́n máa ń pọ̀. Kì í ṣe ẹlò, kì í ṣe ẹ̀yọ̀ kan ń gbà mí. Kì í ṣe ẹ̀yọ̀ kan, wọ́n máa ń ju ẹ̀yọ̀ kan lọ. Wọ́n máa ń jọ ẹ̀yọ̀ kan lọ. Ó níí ṣe pẹ̀lú bí àwùjọ ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́, ó níí ṣe bí wọ́n bó bá ṣe tóbi tó. Tó bá tóbi jó, tó bá tóbi ń kọ́ ọ, ọ̀gá tó máa ma bẹ́ẹ̀ náà máa pọ̀. Ti o bá je pé o ba kere ni ọ̀gá tí èèyàn máa bá ṣiṣẹ́, èhèn tí èèyàn lè pè ní ọ̀gá èèyàn, wọ́n á fẹ́ èkére jọjọ. So kí wà ní ìbáṣepọ̀ tí ó máa ń ní pẹ̀lú irú àwọn èèyàn báyìí? Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé kí ni, gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ pé kí ni, ẹni tó bá ju ni lọ, ó lè sọ pé kí ni, ó lè sọ̀yọ̀nù. Àtí ń pé ẹni tó bá mọ̀nà, òun náà ni pé kí ni, òun náà ni a máa ń tẹ̀lé. Ẹni tó bá mọ̀nà, òun náà ni a máa ń tẹ̀lé. Ẹṣin tó bá ṣíwájú, òun náà ni tẹ̀yìn máa ń wò sáré. Látara pé kí ni ìrírí elé ti wọ́n ti ní ní ìdí iṣẹ́ náà. So mí nǹkan tí ẹ lè dédé wà kí a máa ṣe nǹkan tó jásín pé kí ni wọ́n ní kí n ṣe. Láláìse pé mo ń gba ìyàndá àbí mo ti ẹ̀ gbá imọ̀ ní ọwọ́ àwọn ọ̀gá elé tí mo bá ní ibi iṣẹ́ náà. So ǹkan tó bá la'káàyè mu náà ni pé kí ni, kí èèyàn jẹ́ ǹkan tí yóò sunmọ àwọn ọ̀gá èèyàn. Kí èèyàn jẹ́ ǹkan tí ó jásín pé kí ni yóò máa bá wọn lò pẹ̀lú ìwà ọmọlúwàbí. Ọ̀rọ̀ tí eeyaǹ kan a máa bá wọn sọ, ọ̀rọ̀ elé tí ó jásín pé kí ni ó jẹ́ ǹkan tí yóò tẹ̀ ẹ́ jẹ́ ǹkan ìwúrí fún wọn. Láti ìjà ní pé kí ni kí àwọn náà fún ara wọn gangan, kí wọ́n tọ́yan sọ̀nà. Bẹ́ẹ̀ ni kí wọ́n tọ́yan sọ̀yọ̀n. So àwọn ọ̀gá náà ń gbà mí dèré, wọ́n máa ń ní ìwà burúkú lọ́wọ́. So ǹkan tó bá dà wá tí wọn pọ̀ náà ni kí èèyàn mójútó. Iṣẹ́ tó bá dà yàn pọ̀, tó bá sì jẹ́ pé irú àwọn ọ̀gá bẹ́ẹ̀ ènìyàn bá ní, àwọn ọ̀gá tó jásín pé kí ni, ìmo ara ẹni tí wọn nìkan ni wọ́n fẹ́ mọ̀. So tó bá sì jẹ́ ń pẹ̀tọ̀ ibi iṣẹ́ náà ni. So ká make sure pé iṣẹ́ náà ni ká gbajúmọ̀. Àwọn ǹkan mi elé tó bá yí yàtọ̀ àbí tó bá tako iṣẹ́, so kí èèyàn jẹ́ ǹkan tí yóò ṣe pé kí ni yóò sá fún àwọn ǹkan bẹ́ẹ̀. Látara pé kó má ba à dà wáhala lẹ̀, àbí ǹkan mi ní ìdí iṣẹ́. So tó bá jẹ́ pé ọ̀gá tó já, tó bá jẹ́ pé ọ̀gá àbí olórí isẹ́ tó bá jásín pé kí ni, ó bá jẹ́ ǹkan tó bá ní àgboyé dáadáa. Ó jásín pé kò fẹ́ sọ́wọ́, tí èèyàn lè fi lọ̀ wọ́n. Látara bo dẹ̀ jẹ́ pé wọ́n dẹ̀ máa bá èèyàn wá ojútùú síí. Kò sí báyìí láì fí, kò sí wáhala ni. Àmọ́ tó bá jẹ́ pé ọ̀gá kó kan jẹ́ pé iṣẹ́ náà ni a ní kí ẹ wá ṣe bíbàyè o. A àbe yiń pé kí ẹ wá ṣe ǹkan mi. Kò sí wáhalá ná pẹ̀lú iru ǹkan báa yẹn. So àmọ́ ní ẹ̀kú, ni kúkúrú èdè náà ni pé kí ni ìbáṣepọ̀ èmi àtàwọn ọ̀gá mi tó ri àwọn ọ̀gá tèmi, wọ́n jẹ́ eeyan kan tí wọ́n ṣe dáadáa. Mi kí tì ẹ máa pàrọ́. Wọ́n jẹ́ eeyaǹ kan tí wọ́n ṣe dáadáa. So èmi náà dè ẹ́ ni, mi ò ní fẹ́ fi dáadáa. So ǹkan tó bá la'káàyè mu náà ni pé kí ni, kí èèyàn jẹ́ ǹkan tí yóò sunmọ àwọn ọ̀gá èèyàn. Wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ isẹ́ wọn. Àwọn náà mú mi, wọ́n mú mi gẹ́gẹ́ bí èèyàn. Wọ́n mú mi gẹ́gẹ́ bí èèyàn bí ẹlẹ́ran ara. Kò dẹ̀ sígbà tí mo bá ní bọ́yá bí ìdójúkan àbí bá ní ìṣòro ní ìdí iṣẹ́. Àbí ǹkan mi náà ni tó yàtọ̀ sí iṣẹ́ náà tí wọn kì í máa bá mi wá ojútùú sí. Kódà wọ́n dẹ̀ jẹ́ ǹkan tí wọn dẹ̀ máa tọ́ mi sọ́nà ní ọ̀nà elé tí ó ṣe dáadáa. So òun náà nìyẹn. So ìbáṣepọ̀ èmi àtàwọn ọ̀gá mi, kódà ìbáṣepọ̀ tèmi àti àwọn tí wọ́n kéré sí mi gbogbo ẹ́, ó ṣe dáadáa, ó dánmọ́rán. Kò sí wàhálà láàrin èmi àti àwọn tí wọ́n kéré sí mi. Bẹ́ẹ̀ náà ni kò sí wàhálà láàrin èmi àti àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ní ibi isẹ́. So kò jẹ́ sí ó ṣe jẹ́. Mo dẹ̀ ní ìfẹ́ sí ìbéèrè dáadáa. Mo lérò pé mo ti dáhùn ìbéèrè yìí ní ọ̀nà tí ó, ọ̀nà tí ó da tó. Ẹ̀hẹn, kò jẹ́ bó ṣe jé.

Ìgbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? So ọkọ̀ akẹ́rù ńbí báyi ò lè jẹ́ truck tàbí kó jẹ́ àwọn long truck yẹn, eléyìí ti wọn máa ń lò láti fi kó ẹrù láti ibi kan lọ sí ibòmíràn, láti orílẹ̀èdè kan lọ sí orílẹ̀èdè mi. Ó nííṣe pẹ̀lú bí ẹrù náà bá ṣe pọ̀ tó àti irú àwọn èèyàn tí wọ́n bá fẹ́ lòó. Òun náà ni ìkan tí mo mọ̀ nípa àwọn ọkọ̀ akẹ́rù. Ǹjẹ́ mo tẹ́ẹ́ ti wá wọ́ rí? Ẹ̀hẹn, so o jẹ́ kí wọn kọ̀kọ́ bẹ̀rẹ̀ láti pè ṣe mo ti wọ̀ rí kó tó wá dí pé mo dáhùn pé kí ni ò. Ṣé ìgbà tí mo kẹ́yìn làti wọ́? Tà bá ní ká wò finifini dáadáa, tà bá ní ká wò pẹ̀lú ojú inú. Ọkọ̀ akẹ́rù ń gbà mí, ó lè jẹ́ ọkọ̀ ojú irin òun. Látara pé a mọ bí wọ́n ṣe máa ń fi ọkọ̀ ojú irin, ìyẹn train, bó ṣe máa ń kó àwọn ẹrù eléyìí ó jásí pé ọkọ̀ lásán gan kò lè kó àbí kóye. Kò, kò dẹ síbi tí ọkọ̀ ojú irin ò lè dé. Ọkọ̀ ojú irin ń gbà mí, ó máa, ó máa ń lọ láti orílẹ̀èdè kan lọ sí orílẹ̀èdè mìíràn àbí bẹ́ẹ̀ kọ́ ni. So láti ìlú kan lọ sí ìlú mi. So òun náà ó dẹ̀ jẹ́ ǹkan tó jásí pé kí ni òun lè kó ẹrù eléyìí tí ó pọ̀ dáadáa. So tó bá ń pé ọkọ̀ ojú irin bá ni, so ìgbà tí mo kẹ́yìn wọ ọkọ̀ ojú irin náà ni bóyá bí, àh! Ó ti ṣe díẹ̀ ò. Bóyá bí a ti máa lé ní bí i, ẹ́ẹ́, ọdún mẹ́tàlá àbí jù bẹ́ẹ̀ gan lọ àbí jù bẹ́ẹ̀ lọ. So ìrírí mi pẹ̀lú ọkọ̀ ojú irin dẹ̀ ré ó jẹ́ ǹkan tí bóyá kí ní, bóyá bí, ẹ́ẹ́, seven out of ten, seven out of ten. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé lára àwọn ìrírí náà tí mo rí, tí mo rí pẹ̀lú ọkọ̀ ojú irin ni pé kí ni ò, níí, kí ń bá, ó máa ń dúró ní bí i ọdún ogún, ogún, ogún, bí i ọdún ìṣẹ́jú ń gbà mí àbí, ẹ́ẹ́, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, hm, ó máa ń dúró. Eléyìí ni kò ní jẹ́, ibi tí èèyàn bá ń lọ kò ní jẹ́ kí èèyàn tètè dé bẹ́ẹ̀ látara ìdúró eléyìí ti wọn máa ń dúró. Ẹ̀kéjì bẹ́ẹ̀ náà ni bó ṣe máa ṣe gbìm, gbìm, gbìm, gbìm, gbìm. Ẹ̀kẹta bẹ́ẹ̀ náà ni óoru eléyìí ti ó máa ń bí látara pípọ̀ táwọn èèyàn pọ̀, látara ẹrù eléyìí ti ó kún nínú ọkọ̀. Ẹ̀kẹrin nbẹ́ẹ̀ náà ni pé kí ni ò, ólè jíjà. Bẹ́ẹ̀ ni nínú ọkọ̀ ojú irin torí bí gbogbo ẹ̀ ti ṣe ń kún fọ́n fọ́n fọ́n fọ́n. Àwọn èèyàn burúkú wọ́n lè ṣe pé kí ni ò, wọ́n lè bá, wọ́n lè kó sínú ọkọ̀ tí èèyàn dẹ̀ ní mọ̀. Nígbà tó kọ̀ bá wà wà ní, ẹ́ẹ́, òpópónà, ẹ́ẹ́, tó bá ti wà ní inmoṣonu báyẹn pé ọkọ̀ bá ti ń rìn so wọ́n wá bẹ́rẹ̀ sì ni ṣe ọṣẹ eléyìí ti wọ́n bá fẹ́ ṣe. Àmọ́ lára àwọn ìrírí tí mo dẹ̀ tú rí elééti ó jẹ́ ìrírí tó da náà ni pé kí ni ò, ọkọ̀ ojú ìrìn in fact tí èèyàn bá wọ ọkọ̀ ojú irin eléyìí ti ó bá ṣe dáadáa, èèyàn á gbádùn, èèyàn á gbádùn ẹ̀ dáadáa. Torí pé ọ̀dọ̀ tíwa ń'bi bá yi, wọ́n, ǹkan tí wọ́n ṣe fún kọ́ ni wọ́n ń lò fún. Ló fa tí mo fi sọ pé ìrírí tí mo ní pẹ̀lú ẹ̀ kò fẹ́ ṣe ǹkan tí ó dánmọ́ran lọ títí. So tí wọ́n ń pé ọkọ̀ ojú irin, tí wọ́n ń pé bá máa ka ọkọ̀ ojú irin sí ọkọ̀ ẹrù, so bóyá bí ọdún mẹ́tàlá sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ, bóyá bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún gan pàápàá. So òun náà ni mo kẹ́yìn wọ ọkọ̀ ojú irin. Àmọ́ to bá jẹ́ ń pé àwọn ọkọ̀ bí truck, ẹ́ẹ́, náà ni a bá, ni ìbéèrè yìí bá gbà léèrò, ǹkan tí mò le sọ nípa ẹ̀ náà ni pé kí ni òun, bóyá bí, ǹkan tí mò le sọ nípa ẹ̀ ni pé mi tiẹ̀ rántí, mi wọ̀ rí àbí ṣé mo wọ̀ rí ṣá? Óké, mo ti rántí, mo wọ, mo wọ típa bẹ́ẹ̀ ni mo wọ̀ lẹ́ẹ̀kan. Àmọ́ kì í ṣe pé torí pé mi ò ní, mi ò ní option ló fa tí mo fi wọ̀ nígbà náà. Ìgbà náà bóyá bí ọdún méje sẹ́yìn kọ́ ni. Ìgbà tí mo wà ní, ẹ́ẹ́, NC tí mò ń ṣe NC mi lọ́wọ́ ni mo wọ ọkọ̀ náà. Látara pé kò sí ọkọ̀ ní ojú ọ̀nà àbí ọkọ̀ tó wà, ó ṣe pé kí ni òun ó kéré jọjọ sí àwọn èrò tí wọ́n wà nílẹ̀. Náà ló fa tí mo fi wọ̀ ní ọjọ́ náà. Kódà àwọn èèyàn gan wọ́n, à, wọ́n ṣe pé kí ni ò, wọ́n ń ṣùrú bo nì èmi gan, mo ṣe pé kí ni ò, mo jára bí gidi gidi ni o tí mo fi rí ọkọ̀ yẹn wọ̀ ní ọdún náà lọun. So òun náà ni tí kì í bá ní ìdí kankan náà ló máa ń fa tí mo máa fi wọ ọkọ̀ ẹrù. Àmọ́ pé, ẹ́ẹ́, tí ìdí bá wà, ẹ́ẹ́, ni ó ló máa ń fa tí mo máa fi wọ ọkọ̀ ẹrù. Àmọ́ tí ó bá sì ìdí kankan, kò sí ǹkan tí ó lè gbé mi lọ wọ ọkọ̀ ẹrù kò jẹ́ bó ṣe jẹ́.

Ọkọ̀ ojú irin, eléyi tì a mọ̀ sí train tó máa ń rí gba railway. Ǹjẹ́ mo ti wọ̀ rí, àbí Ǹjẹ́ mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ní bóyá bí i ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn, èé ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn, àbí jù bẹ́ẹ̀ gan lọ. Yóò fẹ́ ju bẹ́ẹ̀ lọ, àmọ́ ká cut ẹ ní ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn. So ó jẹ́ ìgbà àkọ́kọ́ àti ìgbà kẹ́yìn tí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, tí mo gun ọkọ̀ ojú irin rí. Bẹ́ẹ̀ náà dè ní ọ̀dọ̀ tí wá ń bí bá yí, ọkọ̀ ojú irin ìgbà mi kì í ṣe fún pé kí wọ́n máa fi gbé èrò láti ibìkan lọ sí ibìkan. Wọ́n máa fi ń kó ẹrù náà. Látara bí gbogbo a náà ti ṣe mọ̀ pé kí ni ọ́n, ọkọ̀ ojú irin ni ó jẹ́ nǹkan tó tóbi púpọ̀, ó jẹ́ nǹkan tó gùn púpọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tó lágbára láti ìjà sí pé kí ni ọ́n kí wọ́n fi kó ẹrù láti ibìkan lọ sí ibìkan. So bẹ́ẹ̀ náà dè ni wọ́n máa fi ń kó àwọn èèyàn náà. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú náà, kì ń ṣe fún pé, kì ń ṣe fún àwọn èèyàn nìkan. Wọ́n máa fi ń kó ẹrù náà. Lára àwọn àǹfààní, lára àwọn ìrírí eléyi ti mo rí pẹ̀lú ọkọ̀ ojú irin ni pé kí ni o, ó jẹ́ nǹkan tí ó, ó, ó bá à mó ṣe dé ìsọ̀rọ̀ náà, kì í ṣe nǹkan tó ga ni lára. Ó jẹ́ nǹkan tó jẹ́ sí pé kí ni o, owó ọkọ̀, owó ọkọ̀ ojú irin kì í ṣe nǹkan tó wọ́n títí. Kódà bóyá fún bí àpẹrẹ nísìnyí, tó bá yán pé ọkọ̀ èrò lásán, bóyá bí i wọ́n báa ń gbé ní bóyá bí i two thousand naira fún bí àpẹrẹ. Ọkọ̀ ojú irin kọ́ o, òun ò le ju bí i one fifty lọ. Bẹ́ẹ̀ ni, òun ò le ju one fifty àbí two hundred. Látara pé òun wulẹ̀ ní ààyè tó pọ̀ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n sì ń pé kí ni o kí wọ́n gùn. Bẹ́ẹ̀ ni, lára àwọn ìrírí tí mo dẹ̀ tú rí pẹ̀lú ọkọ̀ ojú irin náà ni wípé kí ni ọ́n, ọkọ̀ ojú irin ni kì í ṣe bí i bá yè sé dé nínú ọkọ̀ ni ẹ ṣẹ̀ ṣẹ̀ san owó. Eléyìí kọ́ o, ó ti ní station eléyi ti a máa ń lọ láti lọ ja ticket. Níbi ojú, níbi ticket, ticket station náà ni a ti máa san owó fún àwọn ẹni tó bá wà níbẹ̀. So ticket ẹ làbá pọ̀ máa mú. So tí a bá ti fẹ́ wọ ọkọ̀ ojú irin, tí a bá ti present ticket yẹn fún wọn, fún àwọn tí wọ́n bá máa gbé yẹn wò, tí wọ́n bá ti wò, ẹ́hẹ́n so wọ́n máa jẹ́ kí a wọlé. Tí ó bá sí ru ticket yẹn kọ́ o, kódà tó jẹ́ pé owó gọ́ńgọ́ là bá ní, wọ́n ò ní jẹ́ ká wọlé. Látara pé kí ni o, wọ́n ti ní ìlà kalẹ̀ eléyi ti wọ́n lá fún bí wọ́n ti ṣe máa ń san owó ọkọ̀ fún, ọkọ̀ ojú irin. Ó dà jẹ́ nǹkan tí èmi rí pé nǹkan tó fẹ́ dà jù lọ lọ́wọ́ ni, látara pé èrò pọ̀. A dè tí mo mọ̀ pé ọkọ̀ ojú irin dẹ̀ré kì í ṣe bí i bá yẹ kó máa ń dúró fún ìgbà tó, ìgbà pípẹ́. Láàárín one minute two minute tó bá ti lè dúró, ẹ wọlé, ẹ́ẹ́ wọlé, òun tún ń gbéra lọ ni ẹ́. So ká wá sọ pé káwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá máa san owó ní àsìkò yẹn, so yóò fẹ́ mú ì, delay wa, yóò fẹ́ mú, ìdá dúró wa. So náà ló fà pé wọ́n fi ni pé kí èèyàn ṣíwájú pé kí ọkọ̀ yẹn tó dé, ká tètè lọ sí train station, ìyẹn ticket station, ká tètè lọ já ọkọ̀, ká san owó. Ẹ̀hẹ́n then tí ọkọ̀ bá dè tí dé, a kọ̀ tì ẹ́ sí pé kí ni o, a kọ̀ fún wọn ní ticket ọwọ́ wá, a dè sì ń pé kí ni o oníkálukú a dè máa bá a tiẹ̀ lọ. Lára àwọn negative, lára àwọn nǹkan tí mo lè sọ pé tí ò fẹ́ ṣe tó pẹ̀lú ọkọ̀ ojú irin náà ni, pípọ̀ táwọn èèyàn máa ń pọ̀. Torí lọ́dọ̀ tí wá ń bí bá yí, ilokulo. Òun ló máa ń lo ọkọ̀ ojú irin fún. Pípọ̀ táwọn èèyàn máa ń pọ̀ nínú ọkọ̀ ojú irin, òun náà ni àwọn nǹkan tí mo lè sọ pé kò fẹ́ ṣe tó. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn á jókòó, á tú rí àwọn èèyàn kan tí ó jẹ́ pé àwọn máa tú ṣé pé kí ni àwọn tó máa dúró ní, ní ọkọ̀ yẹn, ọkọ̀ ojú irin yẹn náà o. Kódà wọ́n tún gbé èrú, wọ́n tún, èrú ọ̀dọ́ọ̀tọ́ máa tú gbé wọlé kọ́ o, wọ́n á di jagajaga òru tó máa wà níbẹ̀. Kódà Ẹlòmíì gan tó bá dákú nínú ọkọ̀ ojú irin, àìfàìmọ̀ tí wọn bá tètè, tí wọn bá tètè yẹ́ wò, ó ṣe ẹ ṣe kí o bá bẹ̀ lọ látara báwọn èèyàn tí ṣe pọ̀ tó, látara òru eléti èèyàn ń fi ojú rí nínú ọkọ̀ ojú irin. Yátọ̀ si èléyìí ńkọ́ o, ọkọ̀ ojú irin jẹ́ nǹkan èléyìí tó jásí pé kí ni o ó fi ni lọ́kàn bá à lè, nǹkan tí kò ga ni lára. Ó dẹ tún jẹ́ nǹkan tó jásí pé kí ni o òun náà lè lọ, ó lè ṣe ìrìnàjò. Ìrìnàjò pípẹ́ ni o láti ibìkan lọ sí ibìkan, láti ìlú mi lọ sí ìlú mi, láti orílẹ̀ èdè mi gan lọ sí orílẹ̀ èdè mi. Ìyẹn ọkọ̀ ojú irin so kò jẹ́ bó ṣe jẹ́.

Email, òun náà ni electronic mail. Ìyẹn àwọn àtẹ̀jíṣẹ́ eléyi tí a gbé wọn gba orí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, eléyi tí a gbé wọn gba orí Íńtánẹ́ẹ̀tì. So àwọn olóyìnbo ń pè ní electronic mail, e electronic, then mail, email fún àwọn àtẹ̀jíṣẹ́. Eléyi tó jásí pé kí ni o, wọ́n, wọ́n tẹ̀wọ́n láti wọ́n gbé wọn gba orí àwọn ẹ̀rọ ayélujára àbí lórí Íńtánẹ́ẹ̀tì náà ni. So ó jẹ́ ǹkan tí àwọn ilé iṣẹ́ ńlá ńlá àtàwọn ilé iṣẹ́ kéékèèké náà, but kò fẹ́ sábà wà pẹ̀lú àwọn ilé iṣẹ́ kéékèèké látara pé wọ́n ò fẹ́ bùkátà sí. Àmáwọn ilé iṣẹ́ ńlá ńlá, ó jẹ́ ǹkan tí wọ́n máa ń lò dáadáa. Kodà awọ́n tó bá jẹ́ bí èèyàn pàtàkì láwùjọ náà, àwọn náà máa fẹ́ lò ìyẹn email látara pé kí ni o, eléyi ni ó jẹ́ ǹkan tí àkọ́kọ́ ń bẹ̀ lára àwọn ànfàní eléyi tí, email tó máa ń bí, òun náà ni pé kí ni o, kì í ṣe ǹkan tí èèyàn lè parẹ́. Kí de ṣe ǹkan tí èèyàn lè, tí èèyàn lè yí ní ìyí kú yìí. Bẹ́ẹ̀ni, kì í ṣe ǹkan tí èèyàn lè yí ní ikún ilé. Ó de jẹ́ ǹkan tó jásí pé kí ni o, èèyàn lè fi pamọ́ náà, èèyàn lè tọ́jú rẹ̀ di àsìkò, di àkókò tí èèyàn bá need rẹ̀, tí èèyàn bá nílò rẹ̀. So òun náà ni àwọn ànfàní eléyi tí mo mọ̀ nípa ìyẹn, email. Igba, igba o, ìgbà mélo mo máa ń ṣe àyẹ̀wò email mi. So email nígbà mìí ni tí bá rí ààyè, tí bá rí ààyè torí mo jẹ́ ǹkan tí ó, ó máa ń busy, ẹ́hẹ́n, pẹ̀lú iṣẹ́. So tí bá rí ààyè nígbà mìí bóyá tí message bá wọlé torí nígbà mìí náà wa tí iyan kí mo kọ̀ máa ń tan data kalẹ̀. Torí message bá wọlé àwọn email yẹn wọ́n lè wọlé. So tí ó bá ti wọlé, ẹsẹkẹsẹ torí èmi jẹ́ ǹkan tí ó nífẹ̀ẹ́ sí pé kí ń máa lọ́ ǹkan lára. Ti bá ti rí lẹ́sẹkẹsẹ̀ báyẹn, òun náà ni mo máa ń sáré gbéyẹ̀wò, mo máa ń sáré gbéyẹ̀wò. Ìgbà míì gan lọ wá tó jẹ́ pé láàárín ọjọ́ kan mo lè máa ní email ìyẹn àtẹ̀jíṣẹ́, ẹ́hẹ́n, mo lè máa ní bóyá bí mẹ́wàá, ìgbà míì gan ogún. Ó de jẹ́sí pé gbogbo ẹ̀gan kò ní ní ìtumọ̀, kò ní ní ìkan, kò ní ànfàní ǹkan ẹlẹ́yi ti olè fẹ́ bí mi. Náà ló fa tó jásí pé kí ni o, ìgbà míì wà tí mo kọ̀ máa jókòó pé lẹni eni lenìí jẹ, ti mo kọ̀ tẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn email yẹn tí mo máa unsubscribe lórí ẹ̀. Ìyẹn ni pé kí ni o, kí wọ́n máa tẹ̀ wọ́n wá sí orí ẹ̀rọ àgbékà mi mọ́ látara pé kò ní ànfàní ǹkan tó ń ṣe fún mi. Ko dà kò ní nǹkan ìwúlò kan tí ó lè bí fún mi, kò ní mọ̀ọ́kan pàtàkì eléyi tí wọ́n tẹ̀ wọ́n ṣẹ́ sí mi. Kìdíń ṣe bí i bá pé ó ní, ó ní ṣe pẹ̀lú ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, so wọ́n kọ̀ máa ń tẹ̀ wá náà ni pé kí wọ́n kọ̀ tẹ máa fi dà mú mi náà ni. Kò ní, kò ní nǹkan pàtàkì kan eléyi tó máa wà ní inú àwọn email náà. So ìgbà míì náà dẹ́ wà tó jásí pé bóyá bí o wá lẹ́ nígbà tí mo bá fẹ́ sùn. Àkọ́kọ́ ìgbà tí mo sọ pé mo máa ń yẹ̀wò náà ni pé nígbà tí mo bá tan data mi lẹ̀, ó lè jẹ́ láàrọ̀, ó lè jẹ́ lọ́sàn-án, ó lè jẹ́ alẹ́. Lópin ìgbà tí data mi bá wà ní títàn lẹ̀, so tí ó bá wọlé, mo lè sáré gbéyẹ̀wò. Àmá ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì náà dẹ́ wà tó jásí pé kí ni o, bóyá ní ọwọ́ alẹ́ nígbà tí mo bá fẹ́ sùn. So mo máa ń yẹ àwọn ẹ̀rọ àwọn social media handles mi, so mo máa ń yẹ̀ wọ́n. Mo máa ń ṣe pé kí ni o, mo jẹ́ ǹkan tó máa ń gbé wọn yẹ̀wò látara pé kí n, kí ǹkan sáré wà inform, kí n bá lè mọ̀ ǹkan tó tún ṣẹlẹ̀ ní àwọn agbègbè wa, àwọn àyíká wa. So nígbà náà tí àwọn email yẹn tí wọ́n bá wọlé, so máa sáré yẹ̀ wọ́n wò, máa sáré yẹ̀ wọ́n wò. So kò fẹ́ ẹ ní ìgbà kan pàtó àbí àsìkò kan pàtó àbí ìgbà mélòó tí mo lè gbéyẹ̀wò. Ó ní ṣe pẹ̀lú pé kí ni o, ṣé mo tan data mi lẹ̀ ni àbí ṣé ó jẹ́ ó ti tó àsìkò ìgbà tí mo fẹ́ sùn. Ìyẹn ni alẹ́, ẹ́hẹ́n, àwọn ǹkan tó máa ń fàáná nìyẹn. So kò jẹ́ bó ṣe jẹ́ ṣá, kò jẹ́ bó ṣe jẹ́ pẹ̀lú email wí yẹ̀wò àti ìgbà tí mo máa ń ṣe pé kí ni o tí mo máa ń yẹ̀ wọ́n wò.

Báwo ni mo ṣe máa rí dájú pé ọjà, ọjà mi dára? So ọjà mi náà ni àwọn nǹkan tí mo bá ń tà. So àwọn nǹkan tí mo máa ń tà yẹn táwọn olóyinbo pè ní products or goods. Ẹ̀hẹn. So àkọ́kọ́ náà ní pé kíni o, gbogbo nǹkan tí èèyàn bá ń tà kí èèyàn rí pé ó wà ní ìmọ́tótó. Torí gẹ́gẹ́ bí àwọn, bí wọ́n ṣe máa ń sọ lọ́dọ̀ tiwa nbi bayi náà ni pé kíni o, ìmọ́tótó ń kọ́ ọ. O, o ìmọ́tótó o gún ìmọ́tótó ń kọ́ ọ yóò ṣẹ́gun gbogbo ààrùn. Health, health is wealth. Ẹ̀hẹn. Health, healthiness is cleanliness. Tí èèyàn bá wà ní ìmọ́tótó àwọn àìsàn náà wọ́n á máa ṣe pé kíni o, wọ́n á jìnnà sí agbègbè èèyàn. Ká má bà á tìí sọ ọjà tí èèyàn fẹ́ máa tà. Ẹ̀hẹn. So tí èèyàn bá ní ìmọ́tótó ọjà tí èèyàn náà fẹ́ tà kóun náà wà ní ìmọ́tótó àti agbègbè ibi tí èèyàn bá wà náà. So kí èèyàn rí dáṣín pé pé kí èèyàn rí dájú pé kíni o, wọ́n wà ní ìmọ́tótó. Eléyìí ǹko o, yóò jẹ́ nǹkan tí yóò attract àwọn oníbàárà wa. Yóò jẹ́ nǹkan tí yóò fà wọ́n mọ́ra. Yóò jẹ́ nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí. Látara pé kíni o, ìmọ́tótó gẹ́gẹ́ bí mo ti ṣe sọ wò ó jẹ́ nǹkan tó máa ń lé ààrùn ṣá kúrò ní ọ̀dọ̀ èèyàn. So báwo wa ni mo ṣe máa wa ṣe pé báwo mo ṣe máa wa ṣe. Ẹ̀hẹn. So lẹ́yìn ìgbà pé mo bá ní ìmọ́tótó, lẹ́yìn ìgbà tí mo bá ti rí pé ọjà mi, èmi fún ara mi àti agbègbè mi wọ́n bá ṣe pé kíni o, wọ́n bá wà ní ìmọ́tótó òun náà ní pé kíni o, mo tún máa make sure pé ọjà yẹn kọ́ o kí i yẹ́wò finifiní. Torí ó ń bẹ nínú àwọn ọjà mi náà tó já sí wípé kíni o, wọ́n ti máa expire. So òun náà ni kí i yẹ́, kí i yẹ́wò dáadáa kó tó wá di pé àwọn oníbàárà máa dé tí wọ́n á máa máa sọ pé à ọjà tẹ ń tà fún wa ó ti expire nǹkan nǹkan báyen. Àbí kó ti ẹ ní òǹtẹ̀ nafidákì àbí òǹtẹ̀ sọn ní ara wọn. So ṣíwájú yẹn èmi fún ara mi màá ti jókòó, màá ti gbe yẹ wò. Ó dẹ̀ tún bẹ nínú àwọn ọjà mi náà tó já sí wípé kíni o, wọ́n ti máa n lu, ìyẹn ni pé kíni o, wọ́n ti máa, àti sí bá mo ti fẹ́ sọ náà o, wọ́n ti máa ooo wọ́n ti máa ń já wọn kalẹ̀. Tí wọ́n já sí wípé nínú nylon tí wọ́n tẹ́, tí wọ́n kó wọn sí, wọ́n le ti já. So òun náà ni pé mú àwọn eléyìí náà kọ́ o, màá yẹ́ wọ́n wò. À bá wọ́n lé tí wọ́n bá ti lu gúdé náà nígbà mi màá yẹ́ wọ́n wò. So tí bá rí màá yà wọ́n sọ́tọ̀. Èmi ò kan ní dapapọ̀ mọ́ àwọn ọjà eléyìí tí wọ́n ni aláfià. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ náà kọ́ o ní pé kíni o, ṣé tèèyàn ba eléyìí tó da àti eléyìí tí ò da tí a bá dá wọn pọ̀ ó súnmọ́ kí wọ́n ṣe àkóbá fún àwọn eléyìí tí wọ́n ṣì wà ní ipò eléyìí tí wọ́n da. So òun náà ní pé kíni o, màá yà wọ́n sọ́tọ̀. Eléyìí tó da màá ṣe pé kíni o, màá fi wọ́n sí, màá fi wọ́n sọ́tọ̀. Àwọn eléyìí tó kù díẹ̀ ká tó fún. Tó bá jẹ́ nǹkan tí mo bá le mú wọn dára ni látara pé owó náà ni mo kuku fi rà. Tó bá jẹ́ nǹkan tí mo bá le tún ṣe ni màá tún wọn ṣe. Àmọ́ tó bá jà sí pé nǹkan tí èmi ò bá le tún ṣe ni òun náà ni pé kíni o, màá kó wọn jọ pọ̀. Màá ṣe pé kíni o, màá kó wọn papọ̀. Màá dá wọn padà lọ sí ilé iṣẹ́ ibi tí mo ti rà wọ́n gangan. So wọ́n á dẹ̀ ṣe pé kíni o, wọ́n á fún mi ní refund àbí tí wọ́n, àbí kí wọ́n kó àwọn ọjà mi fún mi eléyìí tí ó bá dára. Bẹ́ẹ̀ náà dẹ̀ ní pé kíni o, lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ní ìmọ́tótó tán, lẹ́yìn ìgbà tí èèyàn bá ti jẹ́ ǹkan tó máa ń yẹ àwọn ọjà yẹn, kí èèyàn máa yẹ́ wọ́n wò finifiní òun náà ni pé kíni o, àwọn oníbàárà náà tí wọ́n bá fẹ́ bá èèyàn ra ọjà kí èèyàn jẹ́ nǹkan tí yóò máa ṣe pé kíni o, tí wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ pẹ̀lẹ́. Tí wọ́n bá ní complaint nípa ọjà eléyìí tí a bá tà fún wọn ká jẹ́ ǹkan tí yóò ṣe àṣín pé kíni o, a bá wọn sọ ọ̀rọ̀ àsọ ye pọ̀. Ẹ̀hẹn whatever tí wọ́n bá ní ní complaint so ká jẹ́ èèyàn tí eṣú etí wa tí ó ń ta ọjà pé kíni o ká gbọ́ àwọn ẹ̀dùn ọkàn wọn pẹ̀lú ọjà eléyìí tí wọ́n bá wa ra náà. Ka dẹ̀ jẹ́ eeyan tí yóò ní ìwà pẹ̀lẹ́. Ka dẹ̀ jẹ́ eeyaǹ kan tí yóò mọ bí wọ́n ṣe ṣe máa ma sọ fún àwọn oníbàárà pé kí wọ́n má bínu. Ka má jẹ́ eeyan tí ìgbéraga yóò jẹ́ aṣọ wa. So ká jẹ́ ẹ̀yàn tó já sí wípé kíni o, ìwà pẹ̀lẹ́ náà ni aṣọ eléyìí tí a máa máa wọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ oníbàárà wa. So ní kúrúkù èdè náà ni pé kíni o, àkọ́kọ́ ń bẹ tó lè fa kí ọjà yan wà ní dídára. Òun náà ni pé kíni o, ìmọ́tótó. Ẹ̀kẹjì, àyẹ̀wò finifiní. Ẹ̀kẹta, òun náà ni pé kíni o, kí èèyàn bá, kí èèyàn bá àwọn oníbàárà yan, kí èèyàn bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kò jẹ́ bó ṣe jẹ́.

Báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Òwúrọ̀ ni, owuro náà ni a mọ̀ ní àárọ̀, ìyẹn morning ní èdè òyìnbó. So bá mo ṣe máa ń jí, so tí bá gbọ́, ibeere, ìbéèrè eleyìí dáadáa, òhun náà ni pé kíni o. Kí ni àwọn nǹkan tó dá sí pé mo máa ń ṣe ní ọwọ́ òwúrọ̀ nígbà tí n bá ṣẹ̀ṣẹ̀ jí. Àkọ́kọ́ ńbẹ náà ni pé kíni o. Gẹ́gẹ́ bá le ṣe mọ̀ pé kíni o. Ehn, nígbà tí èèyàn bá sùn, èèyàn ti wà ní, èèyàn ti wà ní ipò ẹni tó ti kú. Bẹ́ẹ̀ ni, èèyàn ti wà ní ipò ẹni tó ti kú. Ó ń bẹ ninu awon eeyan tó já sí pé kíni o, àdí jo sùn náà ni amọ̀. Ngbà tó máa dín pé ka àwọn náà jí, ehn, so àwọn oni àǹfààní láti jí látara n pé kíni o. Àwọn bá, àwọn bá ibẹ̀ lọ, so àwọn láti ojú orun, àwọn ṣe pé kíni o, àwọn kú tọ́yán yán. So òun náà ni pé kíni o. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan, mo jẹ́ eeyan kan tí ó ní ìgbàgbọ́, ehn. So tí bá ti jí báyìí, ọwọ́ ṣe gbé, apá ṣe gbé. Àwọn oríke ríke ara mi náà tí wọ́n bá ṣe pé kíni o, tí wọ́n bá wà ní nǹkan tó ṣe pé kíni o, wọ́n ń ṣiṣẹ́. So òhun náà ni pé kí n tẹ̀kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run náà. So Ọlọ́run obá tí ó jẹ́ kí èléyìí ṣe ṣe, Ọlọ́run bá tó jẹ́ kí ìyẹn kó ṣe ṣe ní ìrọ̀rùn, ehn. So òhun náà ni pé kí n kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run náà. Ẹ̀ẹ̀kéjì nbẹ́, náà ni pé kíni o. Lẹ́yìn ngbà tí bá dúpẹ́, ẹ̀kéjì náà ni pé kíni o. Torí n pé bí èmi ṣe wà yìí, mo jẹ́ Mùsùlùmí, ehn. Èléyii tí àwọn Yorùbá ń pè ní ìmọ̀lé, so mo jẹ́ Mùsùlùmí. So ẹ̀kéjì náà ni pé kíni o, ki n, kí n gbé àgé, kí n rọ̀ mí sínú àgé, kí n dè ṣe àlùwàlá láti ìjà sí pé kí n kọ́kọ́ kí ìrun àárọ̀. Lẹ́yìn wá gbà náà ńkọ́ o. Lẹ́yìn ngbà tí bá wá ṣe pé mo kírun tán, òhun náà ni pé kíni o, kí n go again. Lẹ́yìn ngbà tí mo bá kírun tán, kí n jókòó, kí n ṣe àwọn ìrántí pẹpẹpẹ kun fún, ìkànṣó pẹpẹpẹ kun fún, ehn, ehn, fún ìsọ̀, ń pè, ehn tọ́, fún àwọn nǹkan tó dá sí pé ó lè ṣe jàǹbá fún èèyàn. Kí, hm, tí wọ́n lè ṣe jàǹbá fún èèyàn. So kí n kọ́kọ́ ṣe ìrántí kí n wàásọ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run náà. Lẹ́yìn wá gbà náà ni pé kíni o. Àwọn tó kan to bá jẹmọ́ iṣẹ́ ilé, ilẹ̀ gbígbá ni o. Abọ́ fífọ̀ ni o. Aṣọ fífọ̀ náà ni o. Ehn, so lẹ́yìn wá gbà náà ni àwọn nǹkan báyeń ṣẹ̀ṣẹ̀ máa wá wá ni, ehn, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ máa wá ayé. So amọ̀ síwájú n pé mo tẹ̀ṣẹ àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ilé. Òun náà ni pé kíni o. Àkọ, ìdúpẹ́ fun ọ́lọ̀hun. Ẹ̀kéjì, irun kíkí. Ẹ̀kẹ́ta, òun náà ni ìsọ̀ wíwa. Lẹ́yìn ngbà tí bá wa ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ẹ̀yẹn tọ́ n naà ni èmi ni mo fẹ́ gbálẹ̀, mo fẹ́ dáná oúnjẹ, mo fẹ́ wẹ̀ ni o. Mo fẹ́ fọyín ni o. Àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú ìtọ́jú ara. Lẹ́yìn ìgbà náà ni àwọn eyẹn ṣẹ̀ máa wá ni, ehn, awon eyen, àwọn ẹ̀yẹn ṣẹ̀ máa wà, àwọn ẹ̀yẹn ṣẹ̀ṣẹ̀ máa wá, àwọn ẹ̀yẹn ṣẹ̀, àwọn ẹ̀yẹn ṣẹ̀ máa wá, ehn. Lẹ́yìn ngbà pé mo ti kírun, mo ti ṣe ìdúpẹ́ tán, mo ti ṣe ìrántí, mo ti wàásọ̀. So náà ni èmi ni abọ́ fífọ̀, àwọn ẹ̀yẹn ṣẹ̀ máa wá ayé àbí kó ye báyen. So ó jẹ́ nǹkan tó já sí pé mo máa ń ṣe ní gbo o gbà, lójoojúmọ́, ehn. Ọjọ́ kan ò ní wá. A yá fi kó já sí pé àwọn nǹkan yìí náà ni mo fi tẹ̀lé, mo fi tẹ̀lé òwúrọ̀ mi. Ọjọ́ kan ò ní wáayé bẹ́ẹ̀. Ehn, a yá fi, ko tẹ̀ẹ́ sáyà fi kankan, ko tẹ̀ẹ́ s--kò sáyà fi kankan. So bí won se máa n wáayé náà nìyẹn. So nǹkan tó dẹ̀ máa, nǹkan tó máa dé, tí eru nǹkan be oni wá nílé wáayé. So mi gbàdúrà fún, mi gbàdúrà fún rara. So mo ń bí Ọlọ́hun, so ko olohun jẹ́ kí nǹkan yìí kó, kó jẹ́ nǹkan ìrọ̀rùn fún mi láti lè já sí pé kíni o, màá máa ṣe lọ títí, títí, títí, tí. So kí n kọ sọmáráìsì ẹ̀, kí n gé ní kúkúrú, bí mo ti ṣe máa ń jí ní àwọn òwúrọ̀, ehn. Òun náà ni pé kíni o. Àkọ́kọ́ tí bá ti jí, kí n kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run obá tó já sí n pé kíni o, ó jẹ́ kí jíjí náà kí ó wà ní ìrọ̀rùn, kó wáyé ní ìrọ̀rùn àbí kó ye báyen. Ọwọ́ ṣe gbé, apá ṣe gbé. Ṣé àwọn oríṣìíríṣìí àgbọ́ ara wa náà wọ́n jẹ́ nǹkan tí wọ́n ń ṣiṣẹ́. Ẹ̀kéjì bẹ́ẹ̀ náà ni pé kíni o, kí n gbé àgé, kí n kírun àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ẹ̀kẹ́ta ńbẹ náà ni pé kíni o, lẹ́yìn irun kíkí, kí n wá wá ìṣọ̀dọ̀ Ọlọ́run, kí n wá, kí n ṣe ìrántí. Ẹ̀kẹ́, ẹ̀kẹ́ níbẹ̀ náà ló wá ẹ̀ṣẹ̀ wá kọ. Àwọn èmi ni pé à ń gbálẹ̀ ni o. À ń tọ́jú ara wa ni o. À ń fọ aṣọ ni o. A fẹ́, a fẹ́ wẹ̀ láti ìjà sí pé kíni o, ká lọ sí àwọn ibi iṣẹ́ wa, nǹkan kan báyen. Mo dẹ̀ tí sọ náà pé kíni o, ojoojúmọ́ ni àwọn nǹkan wọ̀nyí máa ṣe pé kíni o ni wọ́n máa ń wáyé. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ta bani ká wò ìbéèrè eleyi dáadáa. O jẹ́ ìbéèrè kan lé tí o fẹ́ bá àwọn obìnrin wí dáadáa ju àwọn ọkùnrin lọ ní òge ré tí wọ́n máa ń ṣe. Ẹ̀hẹn, a dẹ̀ mọ̀ pé obìnrin dẹ̀ ní wọ́n fẹ́ràn láti máa wo ìyẹn àwòrán nígbà tí wọ́n bá ń ṣe òge wọn. Ko da ki wọ́n máa ń ṣe òge gan, wọ́n ṣà ní ìfẹ́ sí pé kíni o, kí wọ́n máa wo ju àwòrán. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan dẹ̀ ré, ẹ̀hẹn, Ọlọ́run o dá mi lóbìnrin, so ọkùnrin ni èmi jẹ́. So bó ti jásí pé kíni náà kí n ṣe boya kí èmi kí n máa wo àwòrán, àwòrán rara, ìyẹn jígí, ẹ̀hẹn, kí n ṣe boya pe nkí èmi kí n wo rara. Àmọ́ kí n ṣe ìwà ilé ta mọ̀ mọ́ àwọn ọkùnrin pé kí wọ́n máa wo, ẹ́hẹn, àwòrán. O kò dà sí pé ó níṣe pẹ̀lú pé ìyẹn, mo nsọ̀rọ̀ nípa ara temi báyìí. O níṣe pẹ̀lú ìgbà tí mo bá ní nǹkan tó, nǹkan tó ṣe pàtàkì tí mo dẹ̀ nílò ti wo àwòrán fún bí àpẹẹrẹ nísinsìnyí. Bóyá mo fẹ́ lọ sí òde àbí kóye báyẹn. Tí bá ní òde kan tí mo bá fẹ́ lọ, to de já sí pé mo nílò láti kun àwọn nǹkan sójú báyẹn, àbí kí n tì ẹ̀pàrà náà ni. Ẹ̀hẹn, so ìgbà náà kọ́ o. Ẹ̀hẹn, mo lè, mo lè wo àwòrán látara pé kí n ba lè fi ya ara mi wo dáadáa, pàápàá jùlọ àwọn ibi tí ojú lásán wọn ò lè rí. A ya fi pẹ̀lú ìrànlọ́wọ́ ìyẹn àwòrán náà. Ẹ̀kẹ́jì bẹ́ẹ̀ náà ni pé bí kíni o, bóyá tí bá ní àwọn pimples àbí àwọn, àwọn scar, àwọn nǹkan pẹpẹpẹ ní ojú tí ó jẹ́, tí ó fà kí ojú máa ṣe bákan bákan. Àbí bóyá pé, ẹ́hẹn, kí là ń sọ, kí là ń pé kíni nna o. N kò ṣà tó jẹ́, tó ṣàjà sí bí pimples àwọn nǹkan kan báyẹn. Bóyá pé mo bá fẹ́ wo ojú mi kí n wo bí mo bá ṣe rí, kí n wo, ẹ̀hẹn, kí n wo bí wọ́n ti ṣe ń ṣe sí, ẹ̀hẹn, so mo lè wo àwòrán náà ní ìgbà yẹn. Yàtọ̀ sáwọn nǹkan méjì yìí. Bóyá kí mo bá fẹ́ lọ sóde, ẹ̀hẹn, àbí ń pé bóyá ojú mi nǹkan kò lè dá fún rara rẹ̀, kò lè rí àwọn ibi kan ní àwọn àgọ́ ara, so mo lè wo jígí láti ìjà sí pé kí n fi wo ìyẹn àwòrán. Tàbí bóyá ń pé mo bá ní àwọn scratches kankan ní ojú mi gangan, ẹ́hẹn, so mo lè wo àwòrán láti ìjà sí pé kí n wo, kí n wo bí wọ́n ṣe tóbi tó, kí n lè wo wọn bí wọ́n ti ṣe kéré tó. So oun náà ni fún, ẹ́hẹn, ìbéèrè elei, kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud? Àkọ́kọ́ náà ni pé, kí n ni o, fáìlì ni, so wọ́n lè pínṣán náà méjì àbí ju bẹ́ẹ̀ lọ. Eleyi te mi rán ti náà ni pé kí ni o, PDF. Fáìlì wà tó dásí pé kí ni o, wọ́n lè wá ní ọ̀nà PDF. Èmi náà dè tu ni àwọn editable files. PDF yẹn ni ohun ti ẹ̀ kò ṣe yípadà. Náà ló fi ń pe ní PDF, permanent. Àma, àwọn èmi ni editable files, àwọn yẹn wọ́n ṣe yípadà. Ìyẹn lè ṣe àtúnṣe sí, nígbà tí ó bá yẹ àbí nígbà tí èèyàn bá nílò rẹ̀. So ìyẹn ó lè ṣe àwọn àtúnṣe sí. Ohun náà wá ní pé ṣé mo máa ń tọ́jú wọn pamọ́? Generally, nǹkan tó bá ní ṣe pẹ̀lú file, èèyàn gbọdọ̀ ṣe ìtọ́jú wọn yékéyéké. Látara pé kí ni o, ìwúlò wọn náà ló ń jẹ́ kí wọ́n máa pè wọ́n ní file. Kìkan ṣe ordinary something, àbí kó yé báyẹn. Kìkan ṣe nǹkan tó kọ̀ jẹ́ sí asán. So tó bá ti jásí pé fáìlì náà ni, so èèyàn gbọdọ̀ tọ́jú wọn. Àmọ́, ó wà nínú àwọn fáìlì kan náà tó jásí pé kíni o, wọ́n ní ìwúlò ju ra wọn lọ. Wọn ní pàtàkì ju ra wọn lọ. Àmọ́ mi ì fẹ́ lọ sí àwọn eléyi tí wọ́n fẹ́ ní pàtàkì. Àwọn léyi tí wọ́n bá ní pàtàkì, tó jásí pé wọ́n ní ṣe pẹ̀lú iṣẹ́ te èèyàn bá ń ṣe àbí wọ́n ní ṣe pẹ̀lú, ara èèyàn fún ara èèyàn, àbí kó yé báyẹn. Àmọ́ wọ́n ṣà ní pàtàkì, wọ́n ń ṣe fáìlì lásán. So irú àwọn yẹn, bá wo ńi mo ṣe máa ń bá wọn lò, o náà ni pé kí ni o, mo máa ń tọ́jú wọn pamọ́. Mo máa ń tọ́jú wọn pamọ́. Kìkan wá ń ṣe pé kí nǹkan tọ́jú wọn pamọ́? So mo máa ń tọ́jú wọn sórí cloud. Lórí cloud. Cloud tí mo dẹ̀ máa ń lò náà ni Google Drive. Google Drive. Látara pé kí ni o, tí bá kọ́ ni kí nǹkan tọ́jú wọn sórí phone, àbí orí ẹ̀rọ àgbéká. So kòsí, nǹkan lè padà ṣe ẹ̀rọ àgbéká tó máa jásí pé, kò ní fún mi ní àǹfààní láti jásí pé kí ni o, kí n ní access sí àwọn fáìlì náà. Àmọ́ tí bá ti lè tọ́jú wọn sórí Google Drive, lẹ́yìn pé kí nǹkan tẹ email mi àti password, tí bá ti lè save bẹ̀yẹn, kíà kí ẹ̀rọ àgbéká mi àbí orí ẹ̀rọ èyíkéyìí tó wù tí mi ò bá fi ń pé kí ni o, tí mi ò bá tọ́jú wọn sí, tó bá ní ìyọnu àbí bó wọ́n ti jẹ́ gbé lọ náà ni, àbí rá de sá, tí mi wá rí wọn ní tòsí, òhun náà ni pé kí ni o, tí bá ti rí nǹkan mi, tí bá ti rí àwọn ẹ̀rọ mi náà, ní tòsí mi náà ni. So, tí bá kọ́ ti tẹ email, tí bá ti tẹ password sí, àwọn fáìlì náà kan máa jẹyọ. Wọ́n máa jẹyọ. Náà ni àǹfààní tó wà níbí pé kí ni o, kí èèyàn jẹ́ èèyàn tó máa ní ìmọ̀ dáadáa nípa àwọn nǹkan wọ̀nyí. So òun náà ni, tí bá ti tọ́jú ẹ sórí Google Drive, ayékaye tó wù tí mi bá le wà. Mo máa ní access sí wọn lópin ìgbà tí mo bá ti ran ti email mi àti password mi. So màá ní àǹfààní, láti jásí pé kí ni o, kí n ní access sí, kò sí ìgbà náà. Ó lè jẹ́ lálẹ́, ó lè jẹ́ lóru, ó lè jẹ́ lọ́sàn, ó lè jẹ́ ní àárọ̀. Kò sí ìgbà kan tí mi ò ní access sí wọn. Tó dẹ̀ máa jásí pé kí ni o, èmi nìkan ni màá ní access sí. Látara pé kí ni o, yóò máa bèrè fún password. Ìyẹn àṣírí kọ̀kọ̀ so èmi náà nìkan náà dè ló máa ní àṣírí kọ̀kọ̀ yẹn lọ́wọ́. Lẹ́yìn pé tí bá fún ẹlòmíì. Àmọ́ tí mo bá fẹ́ ẹlòmíì, kò sí bó ṣe lè jẹ́ tó, ó ní access sí. So mo máa ń measure pé password mi, o ṣe pé kí ni o, wá sì kí ó dáadáa. So látara pé tí bá nílò àwọn fáìlì yẹn, so mà bá li ní ààyè láti bá le jásí pé kí ni o, kí n ní access sí àwọn nǹkan tí mo bá ti gbé pamọ́ sórí fáìlì mi. Kúrú èdè náà ni pé kí ni o, mo máa ń tọ́jú àwọn fáìlì mi dáadáa sí orí àwọn kí ni o, orí àwọn cloud. Cloud tí mo dẹ̀ máa ń lò gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú náà ni kí ni o, Google Drive. Nítorí ó jẹ́ nǹkan tí ó rọrùn láti lè lò dáadáa. Kì í ṣe nǹkan tí ó lọ́lọ títí. Ehnhn. Ó rọrùn dáadáa. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jásí pé ọ̀fẹ́ náà ni. Ki se pé bóyá a ṣẹ̀ṣẹ̀ máa sọ̀wọ́ síwájú, kí a tó lè gbé àwọn fáìlì wa pamọ́. So kò jẹ́ bó ṣe jẹ́.

Àṣà eléyi tè mi mọ̀ mọ́ àwọn ẹbí mi náà ni àṣà àwọn Yorùbá ta tí jọ mọ̀ yẹn. Àṣà ń pé báwo ni a ṣe máa ń jẹun. Àṣà ń pé báwo ni a ṣe máa ń bá àwọn àgbàlagbà lò àbí àwọn èèyàn tí wọ́n bá jù wa lọ. Àṣà ń pé báwo la ti ṣe máa ń bá àwọn àgbàlagbà, báwo la ti ṣe máa ń bá wọn sọ̀rọ̀. Àṣà ń pé tí èèyàn bá fẹ́ bá èèyàn wí, báwo la ṣe máa ń bá èèyàn wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí n tì ẹ kó bẹ́rẹ̀ nípa àṣà jíjẹun? Àṣà kí ni mo pè é o. Àjíjẹun náà ni pé kí ni o, ní ilẹ̀ Yorùbá bíbàyì tí èèyàn bá fẹ́ jẹun, wọn gbà wá níyanjú pé kí ni o ká jẹ́ ẹ̀yàn kan tí yóò máa fi ọwọ́ tún jẹun. Láti ara ń pé kí ni o, wọn jẹ́ kó ye wá ń pé kí ni o. Ọwọ́ ọ̀tún ni ó jẹ́ ọwọ́ tí ó mọ̀. Só oúnjẹ ta dẹ fẹ́ jẹun náà kọ́, ó jẹ́ nkan tó mọ̀ tó. Ọwọ́ ọ̀tún náà ni ká máa fi jẹun. Ẹ̀kéjì tó, nkan tó tún fà á náà ni pé kí ni o, ọwọ́ ọ̀sì ni ó jẹ́ ọwọ́ eléyi ti a máa ń fi ṣe ẹ̀gbin. Taa bá lọ sí ilé ẹ̀gbin nísìínyi, ọwọ́ ọ̀sì náà ni a fi máa ń ṣe pé kí ni o, a fi máa ń yan, a fi máa ń yanju ara wa. Ẹ̀hẹn, nínú àwọn àṣà tí mo dáru kọ́ náà ni pé kí ni o, báwo la ti ṣe máa ń kí ara ẹni ní ilẹ̀ Yorùbá ń bíbàyì. Bó tẹ̀ já sí pé àṣà ẹ̀kọ́ o, èmi ò ní ìfẹ́ sí. Kódà mi kì í bá wọn kópa ń bẹ̀. Á mọ́ kí ìkan tí ẹ sọ bí wọ́n ṣe máa ń ṣe. Òun náà ni pé kí ni o, tí wọ́n bá fẹ́ kí ara wọn. So tí ọmọdé kùnrin àbí ẹ́, àbí tó bá tẹ̀síìdàgbà díẹ̀ náà ni, tó bá fẹ́ kí àwọn èèyàn tó bá jù lọ, àwọn máa ń ṣe pé kí ni o, àwọn máa ń dọ̀bálẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àwọn máa ń dọ̀bálẹ̀. Tó bá sẹ pé óbìnrin ni, àwọn máa ń kúnlẹ̀, àbí kó yé bá yẹn. So óbìnrin àwọn máa ń kúnlẹ̀. So àṣà ìkíra ẹni nìyẹn. Àṣà ń pé ó yá. Taa bá fẹ́ ṣe pé kí ni o, ta bá fẹ́ bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ náà ni pé kí ni o. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa náà ni pé kí ni o, ká máa ma wójú àgbàlagbà sọ̀rọ̀. Àti pé tí àgbàlagbà bá ń sọ̀rọ̀, ká má jẹ ẹni tí yóò máa pa ọ̀rọ̀ ẹnu. Kí wọ́n má pa ọ̀rọ̀, kí wọ́n má pa ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu mọ́. So ká jẹ́ kí, ká fún wọn ní ìgbáláyé kí wọ́n sọ̀rọ̀. Síwájú kí ó tó di pé àwa náà fẹ́ sọ̀rọ̀. Ìyẹn ni pé kí ni, ìyẹn ni pé kí ni o. Kí àgbàlagbà kọ́kọ́ sọ̀rọ̀ náà síwájú kí ó tó di pé àwa náà sọ̀rọ̀ tìwa. Nínú àwọn ẹ̀kọ́ náà ni pé kí ni o, tí àgbàlagbà bá ń sọ̀rọ̀, kí a má máa wójú àgbàlagbà báyìí. Ká jẹ́ ẹ̀yàn kan tí yóò gbé ojú wa wá sílẹ̀. Àbí kó yé bá yẹn. So àwọn oríṣi àṣà eléyi tè mi mọ̀ mọ́ àwọn ẹbí mi àti ilẹ̀ Yorùbá náà generally náà ni ẹ́. Àbí kó yé bá yẹn. Eléyi tí mo tún rọ́n tì náà ni aṣọ wíwọ̀. Ẹ̀hẹn. So aṣọ wíwọ̀, àṣà tí mo mọ̀ pẹ̀lú aṣọ wíwọ̀ náà ni pé kí ni o, ẹ́, ọkùnrin àwọn máa ń wọ, ẹ́, bùbá àti ṣòkòtò. Ẹ̀hẹn, àti fìlà. Kódà ó biwon ti ṣe máa ń wọ fìlà wọn, tí èèyàn máa fi mọ̀ pé, á, èèyàn báyìí tó dé fìlà báyìí, ó ti ní ìyàwó ń lé. Èèyàn báyìí tó dé fìlà báyìí kò tí ì ní ìyàwó ń tì ẹ́. Àbí kó yé bá yẹn. Tí wọ́n bá gẹ fìlà sí ọwọ́ ọ̀tún, ó ní ìtumọ̀ tó. Tí wọ́n bá gẹ fìlà sí ọwọ́ ọ̀sì, ó ní ìtumọ̀ tí ó ní. Bó tẹ̀ já sí pé èmi ti gbàgbé iru àwọn kan báyìí. Àmọ́ ó ní ìtumọ̀ tí wọ́n ní. Àbí kó yé bá yẹn. Obìnrin náà, lára àwọn àṣà tó obìnrin máa ń wọ̀, àbí lára àwọn àṣà eléyi ti a mọ̀ pẹ̀lú àwọn obìnrin náà ni pé kí ni o, ti obìnrin bá fẹ́ wọ aṣọ nkọ́ ọ̀, àwọn máa ń wọ bùbá àti ìró. Bùbá àti kí ni mo pè é o. Bùbá àti ìró àti kí wọ́n wé gèlè, ẹ̀hẹn. Bí àwọn tí ṣe máa ń múra ni. Àmọ́ ní ayé ìsìnyí, gbogbọ nkan tiẹ̀ tí yi padà. Tọ̀. Àmọ́ aṣáàdúpe fun olorun àwọn tí wọ́n sì ń ṣe irú àṣà báyìí, wọ́n wà ní àwùjọ wa dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n wà ní àwùjọ wa dáadáa. Lára àwọn àṣà eléyi tí mo tún rantì náà ni pé kí ni o, nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó nkọ́ ọ̀, ọkọ òun ló máa ń, ọkọ yóò lọ sí ilé àwọn ìyàwó láti lọ tọrọ ìyàwó tí gbogbo ẹ̀ bá dẹ̀ tí wá wọ̀ náà nkọ́ ọ̀. So àwọn ẹbí ìyàwó wọ́n á mú ọjọ́ sọ́nà. Ìjọ eléyi tí wọ́n máa ṣe ìgbéyàwó gangan. Àbí kó yé bá yẹn. Àti àwọn oríṣiríṣi àṣà náà eléyi tí ó, ó wà báyẹn náà tí mi ò rántí dáadáa. Àmọ́ generally speaking, àṣà ilẹ̀ Yorùbá ó jẹ́ àṣà kan eléyi tí ó da. Ọ̀pọ̀lọpọ̀ inú ẹ́ náà ni ó jẹ́ nkan tó da. Díẹ̀díẹ̀ náà ni kò feẹ́ ṣetó. Àbí kó yé bá yẹn. So ko jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo ti ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Kodà mo máa ní ìfẹ́ sí n pé kí n tí ẹ̀ dá rúkọ àwọn ìlú elé ti mo ṣe ìrìnàjò lọ àti àwọn ìdí àtàwọn ǹkan míràn tó fà tí mo fi ṣe irú ìrìnàjò náà. Àkọ́kọ́ ńbẹ̀, òun náà ni ní ọdún 2010, ó jẹ́ ìgbà àkọ́kọ́ èlè tí mo ṣe ìrìnàjò pẹ̀lú, ehr, daddy mi nígbà náà. So, ìrìnàjo--i bí dé là lọ, so a lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Ìlọrin. So a lọ ṣe àbẹ̀wò síta ni, mo lọ ṣe àbẹ̀wò sí aunty mi, ẹ̀hen, ẹni tó jẹ́ bí àkọ́bí wa nígbà náà, torí àwọn wà ní ilé ìwé kan, elé ti a mọ̀ sí Ìlọrin. So nígbà náà mo rántí wọ́n bí mi léère npé ṣé èmi náà máa jẹ́ èèyàn kan tí yóò fẹ́ wá sí ìlú yìí. Boyá pé kí èmi náà wá padà wá kọ́ ẹ̀kọ́ ni. Mo de rántí èsì tí mo fọ n gbà náà pé pẹ̀lú ogo Ọlọ́run, èmi náà máa, máa ṣe ìgbìyànjú te mi. Èmi náà máa wá láti dà sí pé kí ni o, kí n jẹ́ ǹkan tí yóò wá ṣe, tí yóò wá kàwé ní ìlú náà. Ẹ̀kéjì ńbẹ̀, níbi àwọn ìrìnàjò elé ti mo ń ṣe, òun náà ni kí ni o ní 2015 kọ́ ni. Nígbà tí mo ra admission sí, ehr, ìlú kan táa ń pè ní Abẹ́òkúta. So mo ra admission gbà náà, so mo nílò láti kúrò ní ibi tí mo ń gbé kí n lọ sí ìlú yẹn, láti lè tẹ̀síwájú, láti lè lọ tún wáímọ̀ sí, ẹ̀hen, nígbà náà. So mo lọ sí Abẹ́òkúta láti lọ, láti ṣe ìtẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ mi ngbà náà. Ẹ̀kẹta nínú àwọn ìlú elé tí mo lọ, òun náà ni 2019 kọ́ ni. Nígbà tí mo ra admission sí ìlú kan táa mọ̀ sí ìlú Ilorin. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní iwájú, ní àwọn ìrìnàjò elé tí mo kọ́kọ́ ṣe nígbà yẹn, òun náà ni ìgbà tí mo sọ pé èmi àti daddy mi lọ sí Ilorin nígbà náà. Tí mo wá ní pé wọ́n wá bí mi léère pé ṣé máa jẹ́ ǹkan tí yóò ní ìfẹ́ sí pé kí èmi náà wá kọ́ ẹ̀kọ́ ní ìlú yẹn. Tí mo sọ pé bẹ́ẹ̀ ni ìyẹn. So ní 2019, so Ọlọ́run pada jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó padà wá sí ìmúṣẹ. So mo padà lọ sí Ilorin ní 2019 ngbà yẹn láti lè dà sí pé kí ni o, kí n lọ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ mi. Ní 2022 kọ́ ni, nígbà tí kòró ṣẹ̀ṣẹ̀ lọ tán. So mo tún padà lọ sí ìlú mi elé ti a mọ̀ sí ìlú Èkó láti lọ ṣe kí ni o, láti lọ ṣiṣẹ́. So èèyàn mi dáadáa kan ló pè mí síṣẹ́ nígbà náà, ìyẹn ọ̀rẹ́ mi gan gan. Bó tiẹ̀já sí pé ó kékére sí mi, àmọ́ ọ̀rẹ́ mi náà ni. So iṣẹ́ jọ dà wá pọ̀, so owá pè mí síṣẹ́ pé ó ya, ká dìjọ lọ, ká dìjọ lọ ṣe iṣẹ́ náà. Èmi pẹ̀lú àwọn boya bí èèyàn méjì mìí kọ́ ni. So a jẹ́ mẹ́ẹ̀rín gbà náà. So gbogbo a náà ọ̀rẹ́ jọ ni wá. Iṣẹ́ dà wá pọ̀ torí a dìdọ́ kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀gá kan náà nígbà náà ni. 2022 náà ni mo ṣe ìrìnàjò yẹn. So mo lọ sí ìlú kan táa mọ̀ sí ìlú wo ni mo pè é o, ìlú Èkó. So ìrìnàjò elé ti mo tún ṣe, bó tiẹ̀já sí pé mi ṣe èèyàn ǹkan tó nífẹ̀ẹ́ sí pé kí n máa ṣe ìrìnàjò káàkiri àbí kó ye báyẹ̀n. So ìrìnàjò elé tí mo ṣe of recent iyẹn bí oṣù bíyàbí mẹ́sàn-án sẹ́yìn, òun náà ni ìrìnàjò kan tí mo ṣe tí mo wá sí ìlú kan táa mọ̀ sí kí ni o, Taraba. Kídélo gbé mi wá sí Taraba, òun náà ni kí ni o, ètò, ehr, àgùnbánirọ̀ elé ti a mọ̀ sí NYSC. So nígbà tí mo parí ilé ìwé mi, ia mean nígbà tí mo parí ẹ̀kọ́ mi ní ilé ìwé gíga tí mo lọ gbà yẹn, ìyẹn yunifásítì. So náà ló fà táa fi wá já sí pé nígbà tí a bá parí ẹ̀kọ́ báyẹ̀n so a máa ń lọ sí NYSC, elé tí ìjọba ní tí wọ́n ń gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tuntun tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ṣe tán ní àwọn ilé ìwé gíga, látara pé kí wọ́n bá lè ní oríṣiríṣi ìrírí, kí wọ́n bá lè rìn káàkiri orílẹ̀ èdè Nàìjíríà. So ìlú yẹn náà ni mo dẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ báyìí, àbí kó ye bà yẹn. So mò ń rò pé bóyá to ba ma fi di bí oṣù méjì sí ìsinyìí, so mo máa padà kúrò ní ìlú yìí, màá padà ṣẹ́ pé kí ni o, màá padà lọ sílé. So oríṣiríṣi àwọn ìrìnàjò elé tí mo rántí tó dẹ̀ jẹ́ ìrìnàjò tó là mí láka pẹ̀lú, ehr, ìgbésí ayé mi gan gan. So òun náà ni àwọn elé ti mo ti dá rúkọ yẹn. So ko jẹ́ bó ṣe jẹ́.